Àdúgbò tí mo ń gbé kì í ṣe àdúgbò tó dẹ tóbi ni. Torí àdúgbò náà ó dẹwà, àdúgbò àwọn, àwọn talíkà ni. Kì í ṣe pé àdúgbò tó dẹ fáàyìn ni àbí àdúgbò tó dẹ ìyàayi. A ń kán gbẹ be ni, torí inú òjòó báyìí, tó jòó bá rọ̀, àwọn nǹkan gan-an, àwọn nǹkan tí a máa ń gbé ní àdúgbò ni kì í ṣe, kì í ṣe nǹkan tí a ń, à kì í ṣe àwọn nǹkan tó máa ń, máa ra mú ṣá. Ṣùgbọ́n tò, bó ò ni eeyan o ṣe ṣe? Àdúgbò tí ọlọ́run fí yàn sí mi, ìyẹn, ìyẹn ni láti gbé ládùúgbò náà, so àdúgbò tí mò ń gbé kó dẹ mára mú rárarara. Èmi náà kì í ṣe, emi maa tie fẹ́ràn ádùúgbò náà ni. Torí sá, bí àwọn ọdẹ ṣi wà ládùúgbò náà, báwo ni wọ́n ṣe máa ń ṣe nǹkan kó dẹ tẹ mi lọ́rún. Mo se lo ádúra yin, tí n bá ti rí owó báyìí ki èmi náà kí n lè fi àdúgbò mi lẹ̀. Torí mi ò fẹ́ wà ládùúgbò mi rárá.

Gbe ìdílé lórí fóònù kìí ṣe ǹkan kí ó dẹ̀ ní wàhálà torí gbogbo ìgbà tí mo bá fẹ́ pé ẹni kan nínú ile wa báyìí, mo máa ń gbé fóònù mi sọ́rọ́, mo máa ń pè àbúrò mi dáadáa. Torí gba nìkan a máa ń sọ̀rọ̀ pọ̀ lórí bàbá mi, torí bí i ìdílé wọn, kì í ṣe ǹkan tí mo máa ń ṣe lójoojúmọ́ sá, ṣùgbọ́n gbogbo ìgbà tí mo bá fẹ́ pé wọn báyìí, mo máa ń pè wọ́n ni, torí àbí tí ọ̀rọ̀ pàtàkì kan bá wà, àbí tí ǹkan òní iṣẹ́ wa le, mo máa ń pè wọ́n lórí fóònù ká dé è sọ̀rọ̀ bó ṣe yẹ ká ṣe. Taba nìkan, tọ́ka jẹ́ pé ká sọ̀rọ̀ nípa ǹkan ni a máa sọ̀rọ̀ nípa náà. Torí bí mo ṣe máa ń pè ìdílé mi wèrè kí í ṣe lójoojúmọ́ sá, ṣùgbọ́n a máa ń sọ̀rọ̀ pọ̀ lórí wọ́n.

Ni pon, mo máa ń lo fóònù mi dáadáa o. Mo máa ń lo fóònù mi, gbogbo ìgbà tí, tí mi ò bá ní iṣẹ́ tí màá ṣe báyìí, fóònù mi máa ń wà lọ́wọ́ mi. Kí í ṣe pé mi ò dẹ̀ ní àwọn ọ̀rẹ́, bí mo ṣe wà báyìí, mi ò dẹ̀ ní ọ̀rẹ́ kankan tó lè wà ní tòsí mi. So fóònù mi yẹn ni mo máa ń lò ni mo máa ń fi ṣe gbogbo àwọn nǹkan tó bá pọ̀ báyìí. So mo máa ń lo fóònù mi dáadáa, mo máa ń lo fóònù mi gidi gan ni So tí mo bá fẹ́, tí mo bá wà nílé báyìí tí mo nílò ibi kankan, mo lè lo fóònù mi. Tí mo bá, tí ọba fún, tí fóònù mi ò bá sí lọ́wọ́ mi báyìí to, mo lè mọ̀ pé ìgbà yẹn ò bóyá mo fẹ́ sùn ni. But tí bá ti pé mo fẹ́ sùn àbí tí mo bá fẹ́ kírun. Ẹ̀hẹn, ìgbà yẹn ni fóònù mi kò dẹ̀ ní sí lọ́wọ́ mi. Ṣùgbọ́n mo máa ń lo fóònù mi dáadáa. Mi ò dẹ̀ kí n ṣeré bẹ́ẹ̀ rí, mo dídí lo fóònù mi. Fóònù mi bí mo ṣe wá yìí ni ọ̀rẹ́ mi. Fóònù mi ò dẹ̀ ní ọ̀rẹ́ mi bí mo ṣe wá yìí.

Iṣu, óò, mo dẹ̀ fẹ́ran iṣu dáadáa. É, iṣu, gbogbo ibi tí mo bá ti iṣu báyìí mo máa ń jẹ ni. Ẹ̀, ẹ̀gbọ́n mi, mo ti, ọ̀rẹ́ mi tẹ̀tí mọ́n mi, gbogbo ìgbà tí mo bá fẹ́ lọ sílé wọn, iṣu ni wọ́n máa ń bá mi ṣe. Mo fẹ́ran iṣu. Bí wọ́n ṣe máa ń ṣe iṣu ni pé, tí wọ́n bá ti bẹ iṣu náà, tí wọ́n bá ti bẹ ẹ́ tán, wọ́n máa gíí. Wọ́n bá ti gé e, wọ́n á, wọ́n á bomi sí i. Tí wọ́n bá ti bomi sí i, wọ́n á máa gbé e sórí iná. Tí wọ́n bá fẹ́ sè é nìyẹn, torí iṣu yìí ni wọ́n máa ń dín, wọ́n máa ń sè é. Tí ẹ̀yin bá ti sè é, ẹ̀yin lè fi ọbẹ̀ jẹẹ́. Tí ẹ̀yin bá dín gan, ẹ̀yin lè máa fi ọbẹ̀ jẹ ẹ́. And wọ́n máa ń ṣe àsáró pọ̀ lè iṣu and iṣu yìí gan, ẹ̀yin lè fi, ẹ̀yin lè fi ẹyin dín. To gbogbo kò yẹ ṣíbí èyàn délé ṣe kọ́ lè iṣu. Iṣu ni wọ́n máa ń ṣe, wọ́n máa ń ṣe kíni bẹ́ẹ̀, iyán. Iyán wọ́n máa ń ṣe náà, mo de tún má jẹ bí lọ́ ọbẹ̀ bóyá ẹ̀fọ́ ni àbí ègúsí ni. So iṣu ni oúnjẹ tó dẹ́ ni pàtàkì, oúnjẹ tí mo fẹ́ran dáadáa ni.

Ah, irun dídì, àwọn obìnrin ni wọ́n máa ń di irun, ṣùgbọ́n àwọn ọkùnrin mì wa tọrẹ pé àwọn náà wọn máa ń di irun ṣá. So bí irun dídì ṣe wà nìyẹn. Àwọn èèyàn bẹ tẹ́lẹ̀ pé àwọn iṣẹ́ wọn nìyẹn, kí wọ́n, kí wọ́n mọ bá èèyàn di irun. And irun yìí, ìbí ká bá ní ká sọ̀rọ̀ nípa dídì rẹ̀, àwọn ẹlòmíì ń bẹ tó jẹ̀ pé irun wọn, wọ́n máa ń lé ni. So irú àwọn ẹni tí irun wọn máa ń le yẹn. Nibi dídì, àwọn òní dídì irun jẹ́ kí n gbádùn. And àwọn onírun náà kan tí wọ́n bá wọn di báyìí, orí máa ń kán wọn ni. So àwọn irun mìí n bẹ tó sì jẹ́ pé àwọn irun wọn yen wọ́n dẹ́, wọ́n dẹ́, wọ́n dẹ́, dì wọn dẹ́ wá soft báyi irú orun yẹn. Àwọn ọmọ ní tí wọ́n bá máa ń di, wọ́n máa ń di irun wọn yẹn lára, kò lè kí ń fún wọn ní wàhálà tìbí. So bí àwọn ọkọ náà ṣe wà nìyẹn. Irun dídì bó ṣe, bó ṣe máa ń di irun yẹn.

Nǹkan tí ìdílé máa ń pa wonju ni pé wọ́n máa ń gba owó ju owó ní wọn máa ń gba and àwọn àṣírí kan gba toje pé ìyàn file sílẹ̀ sí inú ìdílé ni àti owó àti àṣírí. Nǹkan tí àwọn ìdílé máa ń gbájú nìyẹn. Torí kaluku tíì mọ̀ pé ko de si bi èèyàn ṣe máa ṣe ilé ayé tí ó bá dẹ si owó, owo táńrí, ǹkan tó dẹ́ se pàtàkì jẹ́ dàdá ni. So ìdílé wọn ò de ke fi owó ṣeré rara, wọ́n máa ń gba owó ju and wọn máa ń gba àwọn àṣírí kan nbe toje pé iru àṣírí yẹn oni láti fi sí ilé ni. So bí wọ́n ṣe máa ń ṣe nìyẹn, ìlú àṣírí àti owó yẹn. Àwọn dẹ̀ ni ǹkan tí ílé máa ń pa mọ́ ju, torí ki e ṣe ǹkan tí èèyàn lè fi ṣeré ni. Àwọn ǹkan tó de wa pàtàkì ni àwọn ǹkan yii.

Bẹ́ẹ̀ni, mo dẹ̀ ní káàdì iṣẹ́, kò dẹ̀ sí ẹni tí o lè ní káàdì iṣẹ́ torí káàdì iṣẹ́ yìí ohun tó jẹ́ pé kí ẹ̀yàn máa, ohun tó yẹ́ kí ẹ̀yàn máa fi pamọ́ ni torí ìbèmi ń bẹ tó ṣẹ pé èèyàn o lè wọlé tí èèyàn ò bá ní káàdì iṣẹ́ yẹn and gbogbo èèyàn, gbogbo àwọn security tí wọ́n bá ti rí ẹ̀yàn pẹ̀lú káàdì iṣẹ́, wọ́n ó ti mọ̀ pé tàn bẹ́ẹ̀ ni o lágbájá ń ṣiṣẹ́ ní ibi. Ìgbá mí ń bẹ tó jẹ pé gan, kí ẹ̀yàn tó wọlé wọ́n máa bi ẹèèyàn léèrè pé ìbó ni káàdì iṣẹ́ rẹ wà? So ẹ̀yàn ní láti fi káàdì iṣẹ́ yẹn hàn wọ́n. So bí ǹkan náà ṣe wà níyẹn. Kálùkù gbogbo ibi òṣìṣẹ́ bá, ibi òṣìṣẹ́ kò sí ẹni tí mí o jẹ́ kí ó fún àwọn òṣìṣẹ́ wọn ní káàdì iṣẹ́ torí káàdì yẹn ó ní, wọ́n máa ń fi mọ̀ pé tàn lágbájá ń ṣiṣẹ́ níbí o, lágbájá ń ṣiṣẹ́. So káàdì yẹn ǹkan tó jẹ́ ṣe pàtàkì ni. Àwọn káàdì iṣẹ́ kì í ṣe ǹkan tí ẹ̀yàn lè fi máa ṣeré rárá rárá ni, ǹkan tó wà pàtàkì láti ní ni.

Sí sọ̀rọ̀ fún ọmọdé, nǹkan t'èèyàn ní láti fara balẹ̀ ni. Nítorí àwọn ọmọdé yẹn gbogbo nǹkan t'éèyàn bá ń ṣe, òhun ni wọ́n máa ń wo. Èèyàn ní láti bá ọmọdé sọ̀rọ̀ díẹ̀ díẹ̀, èèyàn ní láti bá ọmọdé sọ̀rọ̀ nínú ohùn tó dẹ̀ dùn, kìí ṣe pé ohùn tó máa bàá lẹ́rù, ohùn tó máa ohùn tó máa jẹ́ kó dẹ̀ mọ nǹkan, kó dẹ̀ mọ̀ pé, kíni tí wọ́n ń ṣàlàyé fún mi yìí o. Ohun tó dẹ̀ dáa ni o. Torí nǹkan tó dẹ̀, àwọn ọmọdé, ọmọdé ní ń ṣe. A ní láti fi hàn-án pé, èyí tó ń ṣe báyìí, nǹkan tó dẹ̀ dáa ni. Nǹkan tóò ń ṣe báyìí, kì í ṣe nǹkan tó dẹ̀ dáa ni. Báa ma ti ń kọ́ ọmọdé nìyẹn. Nǹkan tó dẹ̀ ṣe pàtàkì dáadáa nìyẹn. Níbi tí èèyàn bá ti fẹ́ kọ́ ọmọdé, ọmọdé ẹni tó jẹ́ pé èèyàn máa ń bá ṣe àwọn nǹkan pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni, èèyàn ò gbọdọ̀ máa rush ọmọdé níbi àwọn ọ̀rọ̀ àti àwọn nǹkan báyẹn.

Tọ, gaasi là ń fi dáná torí gaasi ni, òun ló dẹ̀ yá jù. Àwọn gaasi tìí ṣe pé nǹkan tó máa n jẹ́ kí ikoko dúdú ni, kó máa n jẹ́ kí ikoko dúdú, ó máa n yá. Ṣùgbọ́n nígbà tá dè wà nílé, ìgbà yẹn igi là má ń fi dáná. Tọ́ igi, a n fi igi dáná, ìgbà kan bẹ́ tá bẹ̀rẹ̀ sí ṣe èédú, a bẹ̀rẹ̀ sí fi èédú dáná. Tọ́ ó wá tún tó ìgbà kan tọ́ jẹ́ pé nǹkan tá lè fi dáná ni gaasi. So torí gbogbo kòdẹ́ sí ilé tí ẹ́yàn le máa wọ̀ lásìkò yì tí ó dẹ̀ ní gaasi. Àwọn ilé tí wọn bá, àwọn ilé tí wọn bá dà ní gaasi, àwọn ilé yẹn wọn ò lè pọ̀. So gaasi ni kaluku ń lò làyè ìsín torí gaasi yẹn ò máa n yá. And, nǹkan tó dẹ́ ẹ́ ni pàtàkì jù ni gaasi ni. So nǹkan tó fa tí kaluku fi n lò nìyẹn.

Àwọn ìdojúkọ tó dẹ́ wà níbi iṣẹ́ wa kìí ṣe pé àwọn ìdojúkọ tó dẹ́ pọ̀ ni. Àwọn ìdojúkọ náà wọ́n dẹ́ wà ṣá, but ṣùgbọ́n àwọn èèyàn máa ń lò àwọn fẹ́ẹ́fẹ́ ìtí ṣe ǹkan tí èèyàn lè máa lò láì sọ fún àwọn ẹnìkan ni. So àwọn ìdojúkọ yẹn a máa ń lò wọ́n dáadáa, a máa ń fi wọ́n ṣe àwọn ǹkan tó dẹ́ ṣe pàtàkì. Torí ǹkan tí wọ́n fi ṣí gbogbo ìdojúkọ sí ibi iṣẹ́ náà nìyẹn. Ìtọ́ tí èèyàn bá ní kò dẹ́ ni máa dó, kò dẹ́ sí bí èèyàn lè ṣe. So èèyàn ní láti lo gbogbo àwọn ìdojúkọ yẹn níbi iṣẹ́. Gbogbo ibi tí èèyàn bá ti bá ara rẹ̀ pẹ̀lú iṣẹ́ àwọn ìdojúkọ yẹn, èèyàn ní láti lò wọ́n dáadáa torí àwọn ǹkan tó dẹ́ ṣe pàtàkì dáadáa ni. Ànd, èèyàn ní láti máa lò wọ́n gidi. Ǹkan ni àwọn gbọdọ̀ ṣeré pẹ̀lú àwọn ìdojúkọ yẹn.

Ah! Èdè Yorùbá, èdè Yorùbá mọ bí mi sí náà. Èdè àwọn òbí mi ni, nǹkan tó fa tí mo lè fi mọ èdè náà sọ nìyẹn. So èdè to jẹ́ pé ibẹ̀ ni wọ́n dẹ̀ bí èèyàn sí, èèyàn ní láti mọ èdè náà sọ. So bí èdè Yorùbá ṣe rí sí mi nìyẹn. Bí àwọn òbí mi ni nǹkan tó jẹ́ pé láti kékeré la máa tí ń sọ Yorùbá yìí. So bí mo ṣe mọ Yorùbá sọ nìyẹn. Ṣùgbọ́n dé nísìnyí torí pé a dé wá ní ilẹ̀ àwọn Hausa yẹn, so a dẹ tún sọ Yorùbá dáadáa nílé torí àwọn àbíṣẹ́yìn ilé wa yẹn, mi ò dẹ̀ rò pé gan mo máa mọ Yorùbá sọ. Wọn ò dẹ̀ mọ Yorùbá sọ kankan. So awa nìkan ni la mọ Yorùbá. Èmi náà kì í ṣe pé gan mo ò dẹ̀ ń sọ Yorùbá yẹn dáadáa ní, but ṣùgbọ́n mo máa ń sọ àwọn, mo máa ń mọ tí àwọn Yorùbá bá sọ sí mi.

Àwòrán àti iná tí ìdílé, ìdílé kì í ṣe ǹkan tí ọ̀ le máa ṣe lẹ́nu gbogbo ìgbà. Àwọn ìdílé won máa ń wà lọ́kàn kalùkùù. So ìdílé èèyàn ní láti mọ̀ pé kì í ṣe ǹkan tí ẹeyan le fi ṣe rẹ́ ni. Sugbon ọ̀ ní láti máa mú ìdílé pẹ̀lú pàtàkì. So, mò de kí ń ṣe é pẹ̀lú ìdílé. Ìdílé won máa ń wà lọ́kàn ni gbogbo ìgbà torí gbogbo ẹni tí ó bá ní ìdílé kò le jẹ́ pé ko dẹ́sì bí ó ṣe máa wà náà. Torí bí àwọn ìdílé ṣe wà fún wá ni yẹn. So ìdílé wọ́n dẹ ṣe pàtàkì and gbogbo ẹni tó bá dẹ ní àwọn ìdílé kò dẹ sí bí ó ṣe máa gbàgbé wọn gbogbo ìgbà. Ìdílé rẹ, ilé wọn máa wà lọ́kan ẹ̀ ni, ó máa rán ti won ní gbogbo ìgbà. So bí wọn ṣe máa ń tọ́jú àwòrán ìdílé wa ni yẹn. Kì í ṣe pé ǹkan tí ẹeyan ọ̀ le fi ṣe lẹ́nu, miò de kí ń ṣeré pẹ̀lú ẹ̀ rárá.

Bẹ́ẹ̀ni, mo dẹ̀ mọ bí a ń ti ń gun kẹ̀kẹ́. Kẹ̀kẹ́ ohun tó jẹ́ pé láti ìgbà tí a ti wà ní kikere láti máa ń gun. So nǹkan tó fà bí mo ṣe mọ bí a ń kí ń gun ṣèké ẹni ni ye. Mo dẹ̀ fi, mo dẹ̀ kí ń fi kẹ̀kẹ́ yìí gùn ṣeré lára. So kẹ̀kẹ́ kìí gùn ni ǹkan tí mo dẹ̀ fẹ́ràn dáadáa ni. So mo fẹ́ràn dáadáa mo dẹ̀ kí ń fi ń ṣeré. Mo, ìgbà mì gan mo lè gun kẹ̀kẹ́ láti bi dé ibi iṣẹ́ wá torí ẹni, ẹni tó jẹ́ pé mo dẹ̀ fẹ́ràn kí máa gun kẹ̀kẹ́ mi. And kẹ̀kẹ́ tán, kẹ̀kẹ́ táwon èèyan n gùn lásìkò yìí gan. Kẹ̀kẹ́ tó jẹ́ pé a, kí i ṣe bí àwọn kẹ̀kẹ́ tẹ́lẹ́ ni, kẹ̀kẹ́ ayé ìsín wọ́n dẹ̀ wà dáadáa, wọ́n dẹ̀ yayi, wọ́n dẹ̀ ṣe pàtàkì. So mo máa ń gun kẹ̀kẹ́ gidi gan ni. Mio dẹ̀ kí ń ṣeré pẹ̀lú kẹ̀kẹ́ gígùn rararára. Mo fẹ́ràn kí n máa gun kẹ̀kẹ́ gan. Mo fẹ́ràn kí n máa gun kẹ̀kẹ́ dáadáa.

Ìmọ̀ràn tí mo rántí pé mi i kọ́kọ́ gba ìmọ̀ràn yẹn. Ìmọ̀ràn yẹn wá padà jẹ́ òtítọ́. Torí kíni kan n bẹ́ẹ̀ tá máa ń ṣe báyìí, ohun níí mining, gbà tí mining náà jáde ọ̀rẹ́ mi ń ṣà dámù mi pé kí n bẹ̀ẹ̀rẹ̀ ṣí i mining rẹ̀ mo dẹ̀ ní pé ká, mo dẹ̀ sọ fún pé mi ò ní ṣe. Ń ṣà ǹ dámù mi ni ká lágbájá mi ò dẹ̀ ní ṣe mining yí o, mi ò ní ṣe rárá rárá kí i ṣe nǹkan tí mo fẹ́ràn kí ń má ṣe. So, bí kiní náà ṣe wà fún mi nìyẹn, mí i dẹ̀ ní ṣe kiní yẹn, ah! Láti kiní mining yẹn máa, máa yọ owó báyìí. Ah! Ó dẹ̀ yọ owó pàtàkì ó. Ah! Mo dẹ̀ bí mo ti gba ìmọ̀ràn yẹn ká, kiní náà ó dẹ̀ bí mi nù. Torí tó bá jẹ́ ìgbà yẹn mo dẹ̀ gbà ìmọ̀ràn yẹn, pẹ̀lú mi ni à bá ti máa jẹ owó yẹn. Irú kiní náà kì í ṣe nǹkan tó dẹ́ dà mí láàmú rárá. Mo, mo, mo, mo, mo, mi ò ro kái.

Tí àlejò bá dé, àwọn àlejò yìí, àwọn àlejò wọ́n dé wà lóríṣìíríṣìí. Àwọn àlejò pàtàkì kan bẹ àwọn àlejò tọ́ pé àwọn àlejò onígbọ̀n. Èèyàn tí ènìyàn o fẹ́ kí wọ́n má wá lé e So tí àlejò pàtàkì bá wá lé mi, wọ́n máa ń ṣe nǹkan tọ́yẹ ni. Gbogbo àwọn nǹkan toye ki ènìyàn ṣe fún àlejò, wọ́n máa ṣe fún wọn, wọ́n máa bo omi fún wọn, wọ́n máa dáná fún wọn, a máa sọ̀rọ̀, a máa, a máa kó de sí ń káta ni a ń ṣe. Irú àwọn àlejò, àwọn àlejò pàtàkì yẹn gan, kò dè ní fẹ́ kí n má padà lọ sílé. Ṣùgbọ́n tí àlejò, àlejò tọ́ je pé àlejò gan èèyàn o fẹ́ kan wá, tí wọ́n bá wá sílé èèyàn, èèyàn máa ń ṣàpamọ́ ni. Torí iru àwọn àlejò yẹn, wọ́n máa ń ṣàpamọ́ fún wọn ni. Tí wọ́n bá ti, tí wọ́n bá si ní pé dandan, wọ́n máa rí mi. Mi o de kí n ṣe ńnkan kan fún wọn, kò dẹ ju kí n fún wọn lómi lọ. Ànd tí wọ́n bá ti fún wọn lómi yẹn, máa ma gbàdúrà ni kí wọ́n didẹ kí wọ́n máa lọ sílé wọn. Torí bí àwọn àlejò ṣe rí nìyẹn fún mi bí mo ṣe máa ń ṣe pẹ̀lú àwọn àlejò nìyẹn.

Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù ni ẹ̀fọ́ rírò. Mo de fẹ́ràn ẹ̀fọ́ rírò dáadáa. Ẹ̀fọ́ rírò kìí ṣe ǹkan tí won máa fi ń ṣeré o. Mo fẹ́ràn kí máa jẹ ẹ̀fọ́ rírò. Kí n dè rí ẹ̀fọ́ rírò pẹ̀lú ẹba, to ǹkan tí mo fẹ́ràn ni. Mi ò kí ń ṣeré pẹ̀lu e ráraárá. Mo fẹ́ràn e gidi gan. Mo fẹ́ràn ẹ̀fo rírò pẹ̀lú ẹba dáadáa. So bí mo ṣe máa ń jẹ ẹ̀fọ́ náà ni ǹkan tí mo fẹ́ràn kí máa jẹ dáadáa ni. Ǹkan tí mi ò lè kí ń ṣeré pelu e ni. So bí ẹ̀fọ́ rírò ṣe wà fún mi mo jẹ̀ fẹ́ràn ẹ̀fọ́ rírò gidi gan ni. Gbogbo bí tí mo bá ti rí ẹ̀fọ́ rírò bàí, ah! Ká lè lọ sọ pé ẹ̀fọ́ rírò tọ́jọ́ pé wọ́n de nawò si, wọ́n fi gbogbo ǹkan si, wọ́n fẹ́ eja si, wọ́n fẹ́ràn si, wọ́n fa àwọn abodi, àwọn saki, ah! Iru efo rírò niyẹn kò lè ṣí bí mo ṣe máa ṣe o. O tó dáadáa ni.

Ah! Rárá o, mi ò fẹ́ràn jíjó rárá. Nítorí tí wọ́n bá ń jó gàn, àwọn èèyàn máa ń rẹ́ni, èmi ọmọ bí wòn ṣe máa ń jó. Tí mo bá ti fẹ́ bẹ̀rẹ̀ sí kí máa jó báyìí, máa kàn rí pé, ẹ́rìn ni áwọ́n èyàn máa rín sí mi. So bí ijó ṣe rọ fún mi nìyẹn, mi ò fẹ́ràn kí máa jó rárá. And mi ò dẹ̀ mọ̀ gàn bí ẹ̀yàn ti máa ń jó ni. Tí wọ́n bá tiẹ́ ni, tí wọ́n bá ní mo fẹ́ jó gan, ṣébí nǹkan tí mò máa ṣe ni. So nǹkan tó fàá tí mi ò dé kí n máa jó nìyẹn. Ṣùgbọ́n tí mo bá dé rí ayè, mo máa lo kó bí wọ́n ṣe máa ń jó yẹ́n. Torí, a! Èmi ò mọ́ ijó jó rárá o. Àwọn èèyàn máa ń rẹ́rin sí ijó mi nì gàn. Torí nǹkan tí mo máa ń jó ni, mi ò mọ́ jó yẹn jó. Rárá, nǹkan máa ń, nǹkan máa ń ṣe díẹ̀díẹ̀ ni. Torí tí wọ́n bá tiẹ́ ni tí mo fẹ́ jó báyìí, àwọn èèyàn máa rẹ́rin, tí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí jó báyìí, ẹ́rìnlá ni awọ́n èyàn máa rín.

Tọ, ẹ̀ẹ̀meji máa ní ìpàdé lọ́sẹ̀ níbi iṣẹ́ wa. Tábá ti ní ìpàdé lọ́jọ́ Monday. Àrún-dín-ní-marun. A tún máa ní ìpàdé lọ́jọ́ Jímọ̀. So, à fi tí nǹkan pàtàkì kan bá wà tí wọ́n fẹ́ sọ. Tọ, irú ǹkan yẹn, bóyá a lè ní, ìpàdé lẹ́ẹ̀mẹta lọ́sẹ̀ báyìí. So, ṣùgbọ́n nínú gbogbo ọ̀sẹ̀, ẹ̀ẹ̀mejì la máa ní ìpàdé. Torí a ní láti sọ àwọn ọ̀rọ̀ nígbà awọ̀n nkan. Nígbà tó dẹ́ fa tí ìpàdé yìí ti bí, tó fi ẹ̀ẹ̀mejì ní. So ẹ̀ẹ̀mejì nìkan la máa ní àwọn ìpàdé yẹn. A de kí má fi àwọn ìpàdé yìí ṣeré rára rára rára. Bí ìpàdé náà ṣe wà nìyẹn. Tábá ti ṣe lẹ́ẹ̀mejì báyìí. Ẹ̀hẹn, ó ti tó gẹ. Ẹ̀ẹ̀mejì yẹn la máa ní gbogbo àwọn ìpàdé yìí.

Òróró tọ́ ni pé kò dẹ̀ sí àwòrán, àwò, àwòrán kan tí mo rí mo dẹ̀ fẹ́ràn gidigidi torí gbogbo àwòrán tí mo bá rí báyìí òun ni mo máa ń lò. Torí mi ò dẹ̀ lé rántí pé mo dẹ̀ níni bóyá àwòrán kan bẹ tó jẹ́ pé ohun nìkan ni mo fẹ́ràn gidi pẹ̀lú sí irú àwòrán, àwòrán yẹn. Gbogbo àwòrán mi báyìí, gbogbo bí wọ́n bá ṣe yọ sí mi bẹ́ẹ̀ ni mo màá ṣe ń lò wọ́n. So kò dẹ̀ sí èyí tí mo le ní bóyá mo máa wọ̀ lójoojúmọ́ àbí mo dẹ̀ fẹ́ràn kí ń máa wọ̀ ní gbogbo ìgbà. Rárá, mi ò dẹ̀ ní irú àwòrán yẹn. Gbogbo àwòrán yẹn, kí wọ́n dẹ́ wà bó ṣe yẹ kí wọ́n wà, bẹ́ẹ̀ ni gbogbo ẹ́ ṣe wà. So mi ò dẹ̀ kí ń ti àwọn àwòrán yẹn sílẹ̀. Rárá, màá ń lò wọ́n bó ṣe yẹ kí mo dẹ̀ lo wọ́n.

Bí mo see máa ń bá èbìtì tó bá jìnnà sọ̀rọ̀ ni pé a máa ń sọ̀rọ̀ lórí fóònù ni, ori fóònù ni a máa ń ti ń sọ̀rọ̀ torí tí a bá ti sọ̀rọ̀ báyì-- àn, èni tí, àb tí wọ́n bá ti jìnnà sí mi kìí ki se gbogbo ìgbà ni mo máa ń gbé, mo máa ń gbé gbogbo ìgbà tí mo bá ní ọ̀rọ̀ tó dẹ̀ sí pàtàkì dáadáa, irú ìgbà yẹn nìkan ni mo lè ní mo fi mo lè máa gbé ìbátan yẹn tí, tí ọ̀rọ̀ o bá ṣe pàtàkì torí inú ọ̀dẹ̀ ni ìdí tí ó yẹ kí n fi gbé. So a máa ń sọ̀rọ̀ tí wọ́n bá ti lọ́rọ̀ tó ṣe pàtàkì báyìí, a máa sọ̀rọ̀ mo lè pe níbi ẹ̀ẹ̀mẹta báyìí lójumo torí gbogbo ìgbà bóyá tí wọ́n bá ń sọ̀rọ̀, ànd ọ̀rọ̀ yẹn a dẹ̀ ti parí ẹ̀, ikan mi ìbáwa, mo lè máa ń sọ̀rọ̀ sí i mọ́. So bí a ṣe máa ń sọ̀rọ̀ nìyẹn.

Bí mo ṣe máa ń tọ́jú ojú mi tí n bá ṣiṣẹ́ pẹ́lu, mo máa ń sọ tíì dáadáa. Ǹkan tí mo máa ń lò tí mo bá ti ṣiṣẹ́ pẹ́rẹ àbí tó bá ti rẹ mí, ohún mi mo máa n lọ sùn. Torí tí mo bá ti sun oorún yẹn to ó ti tó fún mi, màá dẹ̀ lọ màá ṣe ǹkan mi. Tóri ẹ̀mí èèyàn n tọ́je pé mi ò dẹ́ tí ń ṣe lẹ́bẹ̀li àwọn nǹkan tó dẹ́ ní pàtàkì. Àn, mi ò dẹ̀ ní àwọn ọ̀rẹ́ dáadáa, mi ò dẹ̀ tú ní owó tó yẹ́ pé mi ò dẹ́ kí n máa ṣe àwọn nǹkan mi pẹ̀lú owó yẹn. Ǹkan tí mo máa ń ṣe pé tí mo bá ti ṣiṣẹ́ pẹ́ àbí tó bá ti rẹ mí, tí mo bá ti lọ sùn, í yẹn ó máa tó. Tí mo bá ti sun yẹn, àbí tó bá níbi kí n tẹ́ mú òògùn kan kí n tó lọ sùn, màá máa make sure pé mo dẹ̀ mú òògùn yẹn, màá lọ sùn. Tí m bá ti jí báyìí, gbogbo nǹkan náà ó máa lọ. Bí mo ṣe máa ń ṣe níyen.

Ìgbà tí mo ń kó lọ sí ilé mìíràn ni ìgbà tí mo kó lọ sí, ìgbà tí mo kó wá sí ilé tí mo wà níìsín. Nítorí ìgbà tí ń dẹ̀ tó ń kó wá sí ibí bí, mo dẹ̀ wà ní ilé kan tí mo ń gbé pẹ̀lú ọ̀rẹ́ mi. So and ibi tí mo ti ń ṣiṣẹ́ ọ́ dẹ̀ jinná, ọ́ dẹ̀ jinná dáadáa sí ilé ọ̀rẹ́ mi yìí tí mo wà. So ìgbà yẹn, ọ̀ dẹ̀ ṣíbí má ṣe má ṣe, mo dẹ̀ ní láti kuro láti ilé yẹn, kí n dẹ̀ padà sí ilé tó dẹ̀ wà sí tòsí ibi iṣẹ́ wa. So ìgbà tí mo kó wá sí inú, mi ò dẹ̀ gbádùn. Àkọ́kọ́ mi ò dẹ̀ bẹ̀rẹ̀ sí gbádùn ilé náà púpọ̀, ṣùgbọ́n kò dẹ̀ ṣíbí ẹ dá ṣe máa ṣe pẹ̀lú ara ẹ. So bí mo ṣe padà sí ilé yín yẹn tí mo dẹ̀ kó wá. Bí mo ṣe máa ń ṣe ìgbésí ayé mi díẹ̀díẹ̀ nìyẹn, ìgbà tí mo dẹ̀ kó wá sí ilé náà.

Ah! I mean ó ti pẹ́ tí mo ti sunkún kẹ́yìn, Ọlọ́run o dènì jẹ́ kí èeyan rí ọ̀rọ̀ ẹkún ṣùgbọ́n ó ti pẹ́ tí mo ti sunkún kẹ́yìn. Walai, ó ti pẹ́ gidi gán. Torí kìí ṣe, ẹkún kì í ṣe nǹkan tó da, kì í ṣe nǹkan tó yẹ kí ènìyàn máa ṣe. So ó ti pẹ́ tí mo ti sunkún kẹ́yìn. Ànd, mii ti ẹ gbàdúrà kí n dẹ̀ rí nǹkan tó máa jẹ́ kí n sunkún. Kò dẹ seni tó dẹ fẹ́ ko máa wa ma sunkún. Ọlọ́run o dènì jẹ́ ká rí ọ̀rọ̀ ẹkún torí ẹkún kì í ṣe nǹkan tí èeyàn le máa fi ṣeré ni àbí kí èeyàn le máa fi ṣàwàdà. So ẹkún kò dẹ da. Ẹkún ayọ̀ nìkan ló dẹ da. So ẹkún ayọ̀ yẹn gan. Any tí ẹkún dé, ẹni tí ẹkún kì í ṣe nǹkan tó da ni. Ọlọ́run dènì jẹ́ ká má rí, Ọlọ́run dènì jẹ́ ká rí ọ̀rọ̀ ẹkún torí ẹkún kì í ṣe nǹkan tó dẹ da rárá ni.

Ah! Bẹ́ẹ̀ni etí mi dára dáadáa, etí mi nǹkan tó dẹ́ dára ni, torí èmi náà gan ìgbà mí tí n bá di ọ̀wọ́ díńgì, bá di ọ̀wọ́ díńgì tí mo rí etí mi, inu mi máa ń dùn mí. Kí í ṣe pé ìru àwọn tí tí ó dẹ́ ní lá yẹn, àá etí náà ó dẹ́ dá, ó dẹ́ ṣe pàtàkì dáadáa. So etí tó dára ni, etí tó dẹ́ yí ayé gidi gán ni bí etí mi ṣe wà níyẹn. Torí ìgbà mí ń bẹ̀ lọ̀tọ̀ bí àwọn obìnrin, àwọn ènìyàn máa ń sọ pé "Ah! Lagbaja ó dẹ ní etí tó yáayí o, etí rẹ ó dẹ́ yáayí gidi gán." So etí mi ó yẹ dára, ó dára dáadáa. Torí èmi náà gan tí n bá wòó báyìí, mo máa ní "Ah! Etí, etí tó dẹ́ dára ni, etí tó dẹ́ dára tó dẹ́ fine dáadáa ni."

À, iṣẹ́ tó bí òwò kì í ṣiṣẹ́ kí ẹ̀yin lè máa gbàdúrà ni. Olorun o de ní jẹ́ kí eyen máa n ṣiṣẹ́ tó dẹ́ wúwo dáadáa. Torí tí iṣẹ́ bá wúwo báyìí, kì í ṣe nǹkan tí ẹ̀yen lè máa sọ̀rọ̀ nípa rẹ̀ ni o. Torí gan-an, tí ẹ̀yen bá ń ṣiṣẹ́ tó dẹ́ wúwo, ó máa ń jẹ́ kí ẹ̀yin tètè gbó ni, ó máa ń jẹ́ kí ẹ̀yen tètè dárúgbó. So, kò dẹ́ṣi eni tó ń gbàdúrà ko de bá ara rẹ̀ tó ń ṣiṣẹ́ tó dẹ́ wúwo. Kaluku máa ń fẹ́ iṣẹ́ tí ò dẹ́ wúwo rárá ni, iṣẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ẹ̀yen lè máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀. So bí iṣẹ́ náà ṣe wà nìyẹn, bí won se máà n ṣe iṣẹ́ náà ni, kò dẹ́ṣi eni tó máa ní ó fẹ́ran iṣẹ́ tó dẹ́ wúwo. Kaluku máa ń fẹ́ iṣẹ́ tí ò dẹ́ wúwo ni, tí ó dẹ̀ sí wàhálà dáadáa nìbe. Ǹkan tí Kaluku ń fẹ́ nìyẹn.

À, títa nnkan titun lórí ẹ̀rọ, ẹ̀rọ ayélujára ni kì í ṣe nǹkan tí ká lu ku le ṣe o. Nítorí àwọn nǹkan tí wọ́n máa ń ta ǹkan lórí ẹ̀rọ yẹn gan, ìgbà mí wọ́n máa ń, wọ́n máa ń scam àwọn ènìyàn ni. Gbogbo wọn ìgbà mí òle ni wọ́n torí, à, ohun tó dẹ rà kì í ṣe ohun ló máa rí nínú àwọn ìgbà. Ohun tó dẹ rà lórí íńtánẹ́ẹ̀tì yẹn kì í ṣe ohun nǹkan tí wọ́n máa fún ẹ. Àbí tí wọ́n bá ti ẹ mú nǹkan tó rà wá, wà á rí pe bó ṣe rí lórí ẹ̀rọ ayélujára yẹn. Kì í ṣe bẹ́ẹ̀ ló ṣe rí nígbà tí wọ́n dẹ̀ gbé wá fún ẹ. So kì í ṣe nǹkan tí èèyàn máa ń ṣe àwàdà pẹ̀lú ni. Torí emi báyìí àti nǹkan tó bá jẹ̀, àti nǹkan tó bá jẹ̀bi dańdan, òun ni wọ́n máa ń lọ rà lórí ẹ̀rọ ayélujára yẹn. Kí nǹkan bá jé, ohun tó jẹ̀bi dańdan kí n rá, mi ò dẹ̀ kí ń rà níbẹ̀ torí won o dẹ̀ kí ń ta nǹkan tó dẹ dà lórí ẹ̀rọ ayélujára yẹn.

Àjọyọ̀ ìdílé, ǹkan tó jẹ́ ṣe pàtàkì dáadáa ni. Ǹkan tó jẹ́ kí wọn máa ṣe ìdùnnú lórí ẹ̀mí, kò jẹ́ kí wọn máa fi àjọyọ̀ ìdílé ṣeré. Torí gbogbo ǹkan tí wọ́n bá ti ní pé kí nìyí, ó jẹ́ pé ǹkan tó jẹ́ ti ìdílé ni ìṣe ǹkan tí ẹ máa ṣeré bẹ́ẹ̀ lọ. Torí tí àjọyọ̀ ìdílé bá wá báyìí, ǹkan tí kaluku máa ṣe ni kaluku máa-- gbogbo ibi tí èèyàn bá wà, kò dẹ̀ ṣí bí ibẹ̀ yẹn ṣe jìnnà tó. Èèyàn máa wá ibi àjọyọ̀ yẹn ni kí wọ́n lè ṣe àjọyọ̀ dáadáa, kí inú wọn lè dùn. Bí ó ṣe yẹ́ kí inú wọn dùn, ṣó àjọyọ̀ ìdílé kò lè kí n kí n ṣeré lára o. Torí èmi bí mo ṣe wà yìí gan, gbogbo ǹkan tó bá ti jẹ́ pé àjọyọ̀ ni, gbogbo ẹ̀ mo máa ń méék suọ̀ pé mo dẹ̀ mọ̀ pé mo lọ ni. Torí kò yẹ kí a máa fi àjọyọ̀ ìdílé ṣeré rárá.

Ah! Bí mọ́ ṣe máa ń pàrọ̀ ọkàn mi, ǹkan tó jẹ́ pé mo máa ń ṣe kíá kíá ni. Torí bóyá káàle ni tí ǹkan bá ṣẹlẹ̀, à mi ò dẹ fẹ́ràn ǹkan náà àbí inú mi kò dẹ dùn sí bí ǹkan yẹn tí ṣẹlẹ̀. Mo máa pàrọ̀ ọkàn mi. Bí mo ṣe máa ń pàrọ̀ ọkàn mi, àbí mo dẹ̀ tí fọkàn mi sí pé mo fẹ́ ra ǹkan, ṣùgbọ́n ìgbà tí mo dé ibi ǹkan náà, ǹkan bí mo ṣe rí ǹkan náà kò lẹ ṣe dáadáa, mi ò lè gbádùn bí ǹkan náà ṣe wà. So mo máa pàrọ̀ ọkàn mi nibẹ̀ ni. Torí í ṣe pé ǹkan tó jẹ́ pé èèyàn ní láti ṣe dandan. Ǹkan tó jẹ́ kí ṣe ǹkan tó yẹ máa ṣe dandan ni, à mí ò le kí n ṣe níbẹ̀ lórí pàrọ̀ ọkàn mi lórí àwọn ǹkan yẹn o. Mo máa ń pàrọ̀ ọkàn mi kíá kíá ni. Kíá kíá tí ǹkan náà tí ṣẹlẹ̀ báyìí, bẹ́ẹ̀ ni wọn máa ń fi pàrọ̀ ọkàn mi kí n lè ṣe ǹkan tí mo bá fẹ́ ṣe.

Ounjẹ́ tí mo fẹ́ràn jù oúnjẹ mi, ni chips àti ẹyin, mo lè fẹ́ràn oúnjẹ yẹn dáadáa. Òúnjẹ tó ti jẹ́ pé èèyàn máa ń ṣe dáadáa ni, kìí ṣe gbogbo ìgbà lẹ́eyan le máa rí oúnjẹ yẹn ṣe. So bí wọ́n ṣe máa ń ṣe oúnjẹ náà nìyẹn. So tí mo bá ti lọ ra chips mi, tí won bá ti ra isu mi báyìí, tí mo bá ti bẹ́, mo máa gé e, tí mo bá ti gé e báyìí, màá bẹ̀rẹ̀ sí dín, tí mo bá ti dín, màá wá mú ẹyin mi, màá dẹ̀ din ẹyin náà ohun ná. Tin bá ti din ẹyin náà, màá bẹ̀rẹ̀ sí jẹ ẹ́. So bí wọ́n ṣe máa ń ṣe oúnjẹ tí mo fẹ́ràn jù niyen, mo de fẹ́ràn ẹ̀ dáadáa. Kò lè sí ibi tí wọ́n a ti fún mi ní isu àti ẹyin tí mi ò dé ní jẹ ẹ́, kò sí ibi náà. Mo máa jẹ Irish àti ẹyin yẹn dáadáa torí oúnjẹ tí mo fẹ́ràn jù ni, mo fẹ́ràn rẹ̀ dáadáa.

Adéhùn kì í ṣe nǹkan tó yè ki eyan máa fi ṣeré. Mi ò dẹ̀ fi kí n fi adéhùn ṣe rararara. Mo máa ń ka adéhùn gidi gan-an ni. Mo máa make sure pé tí mo bá ti ṣe adéhùn báyìí, mo dẹ̀ múṣẹ ni. Torí kò dẹ́ ye kí ẹeyan máa fi adéhùn ṣeré. Inú ẹ̀sìn gan-an, ẹ̀sìn kò dẹ́ ní kí ẹeyan fi adéhùn ṣeré. Ìgbà adéhùn tó dáa jẹ mọ̀ pé o dè lé mú ṣe. Irú adéhùn yẹn kò dẹ́ ye kó fi ṣeré. Torí àwọn nǹkan mi siwa nu e. Mi ò dẹ̀ kí n fi adéhùn ṣeré rárá rárá. Soo mo máa make sure pé ti adéhùn bá ti wá báyìí, mo dẹ̀ n múṣẹ ni. Tí mo bá mọ̀ pé mi ò dẹ́ lé mú adéhùn ṣẹ, mi ò dẹ̀ kí n ṣe adéhùn náà. Bi i nǹkan náà ṣe wà níyen bi adéhùn ṣe wà, bó ti yẹ kí eeyan máa ṣe adéhùn nìyẹn. Torí nǹkan tó dẹ́ se pàtàkì dáadáa ni.

Ah! Ǹkan tó máa ń jẹ́ kí n yàn kí n ṣe yí ìwà padà fún ènìyàn ní pé àbí kí n dẹ̀ yí àṣà padà. Tí mo bá ti rí pé lagbaja ǹkan tó ń ṣe, kìí ṣe ǹkan tó yẹ ní àbí kìí ṣe ǹkan tó dẹ́dà kí ènìyàn máa ṣe ní. Gásìkíà ìgbà yẹn, wọ́n máa ń yí ìbá ni ìpàdà ni. Kìí ṣe pẹ̀lù kankan, wọ́n máa ń make sure ó ṣé tọ́. Ìwà rẹ yìí kì í ṣe ìwà tó dẹ́dà kí ènìyàn máa ní. So wọ́n máa make sure sé mo dẹ̀ yí ìwà mi padà. Torí, èmi ò dẹ fẹ́ran kí ènìyàn máa ṣe bá là bá là àbí kí ènìyàn máa ṣe ǹkan tí ò dẹ yẹ kí ènìyàn ṣe. So bí wọ́n ṣe máa ń ṣe kíni náà niyẹn, mo dẹ̀ kí n fi ìwà yẹn ṣeré. Tí wọ́n bá ti rí pé ìwà tó dẹ́ ń lò kì í ṣe ìwà tó dáni tọ́, èmi náà máa ní àṣà mí pàdà fún ènìyàn.

Ah, tábìlì iṣẹ́ mi, tábìlì tó de dà mi. Torí mo máa ń fi ṣe àwọn nǹkan tó jẹ́ yẹ, torí gbogbo nǹkan tó yẹ kí n ṣe níbi iṣẹ́, a máa ń fi tábìlì mi ṣe gbogbo àwọn nǹkan tó yẹ kí ó ṣe pàtàkì. Kò deeẹ si ẹtì mi rẹ tó n fi tábìlì mi ṣe torí iṣẹ́ mi gán. Gbogbo àwọn nǹkan, gbogbo àwọn ara àti àwọn iṣẹ́ mi lórí tábìlì mí ni mo máa tí ń ṣe. Kò dẹ sí nǹkan, nǹkan tó bá jẹ́ pé tí iṣẹ́, kò dẹ̀ sí nǹkan tó jẹ́ pé tí iṣẹ́ tí mo dẹ kí n ṣe lórí tábìlì yẹn. Torí tábìlì ó dẹ wà ní nǹkan, ó dẹ wà ní nǹkan tó jẹ́ pé nǹkan tó ní pàtàkì ni nínú àwọn iṣẹ́ wa. So nǹkan tó fa tí wọ́n máa ń fi ń ṣe àwọn nǹkan tábìlì mi ní bá yẹn nìyẹn. Bí tábìlì náà ṣe wà.

Bẹ́ẹ̀ni, mo má ń wọ aṣọ àkayọrí ní ibi iṣẹ́ torí nkan tó dẹ́ dáa kí èèyàn máa wọ̀ ni, ǹkan tó yẹ kí èèyàn yí ṣọ̀kan rẹ̀ ni, ko de yẹ kí èèyàn máa fi aṣọ àkayọrí yẹn ṣiṣẹ́. Torí aṣọ àkayọrí yẹn ó de wa nínú àwọn nkan tó dẹ́ sí pàtàkì nínú gbogbo iṣẹ́ tí èèyàn ń bá ń ṣe. So, ǹkan tó fa tí mo dẹ́ kí n fi àwọn aṣọ àkayọrí yẹn ṣeré ni, mo fẹ́ràn kí n máa wọ àṣọ àkoyọrí yẹn dáadáa. Torí aṣọ àkọ́yọrí yẹn se wà fún mi wón, mi ò dẹ́ kí n ṣeré pẹ̀lú ẹ̀ rárá, rárá. Mo fẹ́ràn kí n máa wa gidi gan. Torí gbogbo àwọn nkan yẹn se wà níyẹn, torí mo sì fẹ́ràn kí n máa wọ̀ ni, mo máa ń wọ̀ níbi iṣẹ́ dáadáa.

Ẹ̀fọ́ riró ọ̀ún tí mo fẹ́ràn gidi gan ni. Mi ò de kí n ṣeré pẹ̀lú ẹ̀fọ́ riró. Mo fẹ́ràn kí n máa jẹ ẹ̀fọ́ riró dáadáa torí ẹ̀fọ́ riró mo de fẹ́ràn kí n jẹ́ pẹ̀lú ẹ̀bà, mo dè fẹ́ràn kí n jẹ́ pẹ̀lú tuó ráìsì, pẹ̀lú àmàlà nìkan nimi ode fẹ́ràn kí n máa jẹ ẹ̀fọ́ riró torí ẹ̀fọ́ riró yẹn nǹkan tó jẹ́ dùnni, nǹkan tó ye kí awon eyan máa jẹni. Torí ó jẹ́ ọ̀ún nínú àwọn oúnjẹ tó máa ń fún yan nì aláfíà. So mo lè fẹ́ràn ẹ̀fọ́ eéró dáadáa. And ẹ̀fọ́ riró ni bí wọ́n ṣe máa ń ṣe bí, bí wọ́n bá ti wá ẹ̀fọ́, wọ́n máa fọ́nùú, tí wọ́n bá ti gé wọ́n fọ́ dáadáa. Wọ́n, wọ́n kan dìntá sórí iná. Tí wọ́n bá ti díntà, àwọn elomi máa kọ́kọ́ gbé ẹ̀fọ́ náà sórí iná. Oh torí kó ba lè sè díẹ̀. Àwọn elomì ò dè kí ń fi ẹ̀fọ́ sórí iná dáadáa. So bí ẹ̀fọ́ náà ṣe wà fún mi nìyẹn.

Mo máa ń fọ aṣọ mi lé ẹ́yìn oṣù ni. Torí èmi ẹni tó jẹ́ pé aṣọ mi kò dẹ́ kí n dọ̀tí dáadáa. Eré nǹkan tó pa tí mo máa ń fi fọ aṣọ mi ni ẹ́yìn oṣù oṣù nìyen tí oṣù bá ti parí báyìí, mo máa fọ àwọn aṣọ mi tí mọ́ bá ti fọ́ wọ́n báyìí. Mi ò dẹ́ kí n fọ aṣọ mi ó tún di lẹ́yìn oṣù mi. So bí mo ṣe máa ń fọ gbogbo àwọn aṣọ mi nìyẹn. A mo dẹ̀ gbádùn, a modẹ̀ fẹ́ràn bí mo ṣe máa ń fọ gbogbo aṣọ náà. So aṣọ bí aṣọ ṣe wà fún mi nìyẹn. Mi ò dẹ́ fẹ́ràn kí n máa fọ aṣọ mi dáadáa. So mo máa ń fọ aṣọ náà ní ẹ́yìn oṣù oṣù ni wọ́n máa ń fọ.

Ah! Ìrìnàjò lọ sílé ní àkókò àjọ̀dún, ah! Ìrìnàjò yẹn, ǹnkan tó máa ń fún yan ní orí fífọ́ ni o, torí tí èèyàn bá lọ, tí èèyàn bá bẹ̀rẹ̀ sí ìrìnàjò náà sí ká ní bí i ọjọ́ mẹ́ta sí ọdún báyìí, ah! Ọ̀nà, ọ̀nà kò dẹ́ni wà e sí láti jò yẹn, torí ọ̀nà máa ń kún ni, awon ẹlòmíìgan ọ̀nà ni ó máa ń tẹ́ ń sùn. So, ìrìnàjò yẹn kì í ṣe ǹnkan tí ẹ́ le fi ṣàwàdà rára ni o, kì í ṣe ǹnkan tí ẹ́ le fi rẹ́ni ara ni o, bí gbogbo o awọn ìrìnàjò yẹn ṣi wà ní yẹn, bí ìrìnàjò náà ṣe rí ni yẹn kì í ṣe ǹnkan tí ẹ́ le fi ṣeré ni. So, àdẹ́kí ń fi ìrìnàjò báyẹn ṣeré, a máa ń make sure pé a tètè lọ ni. Torí tí èèyàn bá tètè fi ìlú sílẹ̀ bí kò dẹ́ lọ sí ìlú tó máa ti ṣe ọdún yẹn ni, ah! Ọ̀nà yẹn ó máa kún, ó máa kún daádàá ni.

Àṣà ìgbéyàwó ní agbègbè wa, ǹkan tó dẹ̀ ṣe dáadáa ni, ǹkan tí wọ́n máa ń ṣe nígbà kan, ǹkan ti awọn eyan féràn kí wọ́n máa ṣe. So, mọ̀dẹ kí n fi, mọ̀dẹ kí n fi, àṣà ìgbéyàwó se réré rárá nínú agbègbè wa. Nítorí bí àwọn èèyàn ṣe máa ń ṣe ni pé àwọn èèyàn máa ń ṣe fàájì. Àwọnolówo, àwọn tí wọ́n bá lọ́wo dáadáa, wọ́n máa ṣe fàájì fún bí ọ̀sẹ̀ kan báyìí. So, àwọn ẹni tí wọ́n bá dé lọwo gidigidi dáadáa, wọ́n lè máa ṣe fàájì fún ọjọ́ méjì báyìí àbọ́ ọjọ́ mẹ́ta. Bọ̀ ṣùgbọ́n ìgbéyàwó ní agbègbè wa bí wọ́n ṣe máa ń ṣe ni ìgbéyàwó yẹn nìyẹn, kaluku máa ń ṣe ǹkan rẹ̀ pàtàkì dáadáa bó ṣe ye kí èèyàn ṣe. So, kiṣe ǹkan tí ẹyan lè fi máa ṣe rárá ni.

Bí mo ṣe máa ń fi ọkàn balẹ̀ tí nǹkan bá pọ̀ ni pé, ọ̀run ni mo máa ń sùn. Kò dẹ́ kí n fi ọ̀run ṣunsun ṣe ere rárá. So bí mo ṣe máa ń ṣe nìyẹn. Bí mo ṣe máa ń fi ọkàn mi balẹ̀ ní gbogbo ìgbà nìyẹn tí nǹkan bá ti pọ̀. So tí mo bá ti rí raye sùn díẹ̀ báyìí, mo máa fi gbogbo ìyoku le fún Ọlọ́run ni. So tí nǹkan bá ti pọ̀ báyìí, tí nǹkan bá ti pọ̀ báyìí, màá lo wá bí ikan ni kí n dẹ́, fárá balẹ̀ kí n dẹ́ ṣùn. Tí mo bá ti sun, ẹ́hẹ́n, máa kan máa lòde àwọn nǹkan pàtàkì, àwọn nǹkan dáadáa tó yẹ ní ìṣe ni. Torí tí, tí nǹkan bá pọ̀ yẹn, kò dẹ́ kí ń ṣe ìgbámí gan. Orí ẹyan a máa gbóná ni. So tí mo bá ti lọ ṣùn, tí mo bá padà wá báyìí, gbogbo nǹkan a máa lọ sílẹ̀

Tọ́, èmi bí mo ṣe wà yí o, mi ò dẹ kí rí ìpinnu tó dé yìí ayé mi padà. Nítorí bí mi ṣe wà mo kan máa ń ṣe ni, àwọn nǹkan ìgbésí ayé mi jẹ́jẹ́ ni. Èmi sì ní kiṣẹ́ pé mo dẹ̀ ní àmìràn tó dẹ́ pọ̀ nínú ìgbésí ayé mi ni. Gbo gbọ àwọn nǹkan, èmi nìkan ni mo máa ń ṣe nǹkan mi. Èmi nìkan ni mo máa ń ṣe gbogbo ẹ̀belẹ́bẹ̀lẹ̀. So, mi ò dẹ́ lé ní mo dẹ tí rí ìpinnu kan tẹ́ní kan sọ fún mi tó dẹ́ yi ilé ayé mi padà. Gbogbo àwọn nǹkan mi mo máa ń ṣe wọ́n ní bẹ́lẹ́bẹ́lẹ́ ni. Mo máa ń ṣe gbogbo àwọn nǹkan mi ní díẹ̀díẹ̀ ni. So, bí gbogbo àwọn nǹkan yìí ṣe wà kún mi nìyẹn, mi ò dẹ kí ń jẹ́ kí àwọn nǹkan wá dà mí lámu ní, níbi pé tí mio dẹ́ dẹ́ rí nǹkan ṣe.

Bí àárọ̀ mi ṣe máa ń bẹ̀rẹ̀ ni pé tí mo bá ti ji bayìí, ti mo bá ti jí, gbogbo nǹkan tí mo máa kókó se ní, mo máa lọ kírun. Tí mo bá ti kírun, tí mo bá padà wá, mo máa sun padà fún bí i àkókò kan. Tí mo bá ti sun tán bí àkókò kan báyìí, màá bẹ̀rẹ̀ síí ṣe ǹkan tí mo máa jẹ. Tí mo bá ti ṣe ǹkan tí mo máa jẹ báyìí, màá lọ wẹ̀. Tí mo bá ti wẹ̀ dé báyìí, màá jẹun. Tí mo bá ti jẹun, màá kọjá lọ sí ibi iṣẹ́. Bí, bí àárọ̀ mi ṣe máa ń bẹ̀rẹ̀ nìyẹn. Tí mo bá ti lọ ibi iṣẹ́, ibi iṣẹ́ ni mo wà ó títí táa máa fi dárí láti ibi iṣẹ́ yẹn. Tí a bá ti dárí láti ibi iṣẹ́ báyìí tan, gbogbo awọ́n nkan ti kọjá nìyẹn.

Tọ́ bí wón ṣe máa ń tọ́jú ìlera mi ni pé mo máa ń jẹ́ kín n ṣe ǹkan tó da. Mo de kin ń ṣeré pẹ̀lú oúnjẹ tó dẹ́da. Mo máa ń jẹ oúnjẹ tó dẹ́da. Mo máa ń lo àwọn ibi tó yẹ kí n lọ lásìkò. Mo de kì ń fi eré ìdárayá ṣeré. So bí mo ṣe máa ń ṣe nìyẹn, mo máa ń make sure pé mo dẹ̀ ṣé ǹkan tó dé wá pàtàkì. Torí ǹkan tó dé wa pàtàkì ṣíṣe ǹkan tó dé wá pàtàkì òní kókó. So mo ní láti fi ṣíṣe ǹkan tó wà pàtàkì ṣeré, mo máa ń ṣe gbogbo àwọ̀n ǹkan tó dé wá pàtàkì láti ṣe Gbogbo wọ́n ǹkan tó dé dẹ́ra láti ṣe ní ǹkan tó dẹ́yẹ. Kí èèyàn mà se dáadáa ni só bí àwọn ǹkan náà ṣe wà nìyẹn ó máa ń ṣe gbogbo ẹ̀. Gbo bó ṣe rí nìyẹn.

Ọkọ̀ tí mo máa ń gbé lọ sí ìlú, ọkọ, ọkọ̀ public ka ni o, torí mi ò dẹ lọ́kọ̀. Ọlọ́dẹ fún mi ní ọkọ̀ tèmi, èmi sì ní nǹkan tí ń dẹ̀, nǹkan tó fa tí ń dẹ̀ fi fẹ́ràn kí ń máa lọ sí ìlú mi nìyẹn. Ìyẹn ni láti lo ọkọ̀ tó jẹ́ pé kaluku wà torí ọkọ̀ náà wọ́n máa fún yin ni, wọ́n máa fún kaluku inú ọkọ̀ yẹn ni, kii ṣe pé wọ́n máa fún kaluku láàyè kọ́ dẹ̀ jókòó dáadáa no rárá Gbogbo yín wọn dẹ̀ fún papọ̀ ṣí ibìkan ni. So nǹkan tó fa tí mi o dẹ́ fi fẹ́ràn gígùn ọkọ̀ sí ìgbà lọ sí ìlú mi nìyẹn torí, à, bí wọ́n ṣe máa ń ṣe wá kì í ṣe ǹkan tí kaluku lè fẹ́ràn àbí ti ǹkan tí èèyàn lè fẹ́ràn rara torí kò lè ṣí àwàdà níbẹ̀. Wọn kàn ń fún yín ká ni, gbogbo yín wọn ń fún yín ká sí ibìkan. Ìgbà mìíràn gbogbo ọgbẹ́sẹ̀ ọ máa rọ́ ko tó dé ibi tó ń lọ.

Ọ̀rọ̀ tí mo fẹ́ràn láti máa sọ nítorí pé ó máa ń dùn ni etí ni pé, à, mo dè fẹ́ràn kí n máa sọ ọ̀rọ̀ owó torí ko dẹ̀ ṣẹ́ni tí ó dẹ̀ fẹ́ràn owó. Owó, ohun tó ṣe pàtàkì dáadáa ní so. Gbogbo ọ̀rọ̀ to bá ti jẹ́ pé ọ̀rọ̀ owó ni mo dẹ̀ fẹ́ràn kí n máa sọ. Mo dẹ̀ kí n ṣeré pẹ̀lú ṣíṣọ́ rẹ̀ rárá torí mo dẹ̀ fẹ́ràn owó dáadáa. Gbogbo nǹkan tí wọ́n bá dẹ̀ ti ní owó nìí báyìí, mo máa ń fẹ́ kí n máa sọ̀rọ̀ náà. Ànd, ọ̀rọ̀ owó kò dẹ̀ sí ìgbà tí mo dẹ̀ kí n sọ. Gbogbo ìgbà ni mo máa ń sọ̀rọ̀ owó torí mo dẹ̀ fẹ́ràn owó dáadáa. Owó, ǹkan tó dẹ̀ ṣe pàtàkì ni ǹkan tó yẹ kí eyan fẹ́ni kí i ṣe, ǹkan tí eyan lè fi máa ṣeré ni. So nkan tó fa tí mo fi fẹ́ràn ọ̀rọ̀ owó yẹn nìyẹn. Mo fẹ́ràn rẹ̀ dáadáa mi o dẹ̀ kí n fi ọ̀rọ̀ owó ṣeré rárá.

Mọ́ímọ́í àti àkàrà, àwọn nǹkan tó jẹ́ pé èèyàn máa ń ṣe wọ́n pẹ̀lú ẹ̀wà ni. Àwọn mọ́ímọ́í àti àkàrà yìí kò dẹ́ si èyí tí mi ò fẹ́ràn, gbogbo ẹ mo dẹ fẹ́ràn wọn, kò dẹ́ si èyí tí mi ò fẹ́ràn kí n máa jẹ, mo dẹ fẹ́ràn kí n máa jẹ gbogbo wọn. Kí n bí nǹkan náà ṣe wà fún mi nìyẹn. Bí mọ́ímọ́í àti àkàrà yẹn ṣe wà ni yẹn, mo dẹ fẹ́ràn wọn gidi gan, mi ò dẹ kí n ṣeré pẹ̀lú wọn rárá rárá. Mo rí, mi ò dẹ kí n, bi n bá dẹ̀rí ẹ̀kọ báyìí. Kò jẹ́ ṣé tí mo kí ń mu pẹ̀lú ọkọ, torí mọ́ímọ́í kí wọ́n rí i ẹ̀gàn, mo lè fẹ́ràn kí n máa jẹ́ pẹ̀lú rice. Torí bí mọ́ímọ́í àti àkàrà ṣe rí nìyẹn, nǹkan ni tó jẹ́ pé wọ́n máa ń ṣe wọ́n pẹ̀lú ẹ̀wà, gbogbo wọn wọ́n sì dùn, kò jẹ́ ṣé tí ó dùn nínú wọn. Gbigbéde àwọn èèyàn nǹkan bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n lè fẹ́ràn mọ́ímọ́í ju àkàrà lọ, àwọn ẹni mìíràn sì fẹ́ràn àkàrà ju mọ́ímọ́í lọ. So bí tí kádùpú ṣe wà nìyẹn.

Sọ bí èèyàn ṣe máa ń kọ́ iṣẹ́ tí èèyàn ò dè mọ̀ ni pé àsìkò yìí ń bẹ tó ye pé èèyàn lè máa kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Só ríi Bluetooth yẹn, YouTube, bí YouTube ṣe wà yẹn kò dè ṣí nǹkan tí ó jẹ̀ ṣí ní YouTube. Àwọn èèyàn máa ń kọ́ àwọn nǹkan dáadáa, àwọn nǹkan tó jè ṣe pàtàkì dáadáa lórí YouTube. So bí YouTube ṣe wà nìyẹn, mò dẹ̀ kí ń ṣeré bẹ́ẹ̀ lórí YouTube rárárára. Mo jẹ̀ fẹ́ràn YouTube dáadáa. So bí YouTube ṣe wà nìyẹn mi ò jẹ̀ kí ń ṣeré bẹ́ẹ̀ lórí ẹ̀. Mo fẹ́ràn ẹ́ dáadáa. Mo fẹ́ràn YouTube gidi gan. So àyàn tí ẹ̀yàn bá fẹ́ kọ́ nǹkan tí kò dè mọ̀, tó bá ti lọ wo lórí YouTube báyìí, wọ́n máa ń sọ fídíò fún bó ṣe máa kọ́ nǹkan náà. So YouTube ó máa ń help dáadáa tí ẹ̀yàn bá fẹ́ kọ́ iṣẹ́ tí kò dè mọ̀.

Bẹ́ẹ̀ni mo máa ń sáré. Mo máa ń sáré ní àárọ̀ nígbà mìíràn ṣùgbọ́n ní kìí ṣe gbogbo ìgbà. À ọjọ́ Sátidé àti ọjọ́ Sọ́ndí báyìí. Dandan ni mo máa ń sáré láwọn ọjọ́ yẹn. Mo máa ń sáré láàárọ̀ ní ọjọ́ Sátidé àti ọjọ́ Sọ́nde. So bí wọ́n ṣe máa ń sá àwọn eré yẹn. Àwọn eré yẹn ó dẹ̀ ṣé pàtàkì dáadáa. So bí wọ́n ṣe wà níyẹn, òdẹ kín ṣeré pẹ̀lú si sá eré náà. So bí ó ṣe wà níyẹn, òdẹ kín ṣeré pẹ̀lú rẹ̀. So are sísá yẹn ó dẹ̀ wà nínú àwọn, àwọn eré ìdárayá. So nǹkan tó dẹ̀ dáa fún ara ènìyàn ni, nǹkan tó pa tí òdẹ kín fi eré sísá yẹn ṣeré ni. Mo máa ń sáré láàárọ̀ ní ki sé, wọ́n ò ní kisé lọ́jọ́júmọ́ ṣá, kí ni mo máa ń sáré ní àárọ̀ yẹn torí ó dẹ̀ dára fún ara.

Àwon ohun ìgbìn tó dé wà ní inú ilé wa, òde mi. Ẹ̀fọ́ dé wà níbẹ̀, tímọ́́tì náà wà níbẹ̀, ewé tíì kínínnì náà wà níbẹ̀. N èso, pọpọ o dẹ wà nínú, aah, itọ́ dé wà nínú, ìgbàlé, ìgbélé wà. So, àwon ohun ìgbìn tó dé wà ní ilé wa ni, àti ẹ̀fọ́, àti tímọ́, àti inú mi dẹ̀ mọ̀ bí wọ́n ṣe máa ń pé ní Yorùbá ṣa. Ṣùgbọ́n àwọn nǹkan tó dé wà ní ilé wa nìyẹn, àwọn nǹkan tó dẹ̀ gbin. Torí ẹ̀fọ́ yẹn gan ò dẹ̀ mi ó dẹ̀ ṣe pàtàkì dáadáa torí inú èèyàn ni tó ṣe bí mo dẹ̀ fẹ́ran ẹ̀fọ́ dáadáa. So àwọn nǹkan yìí gbogbo ẹ ló dé wà ní inú ilé wa tí wọ́n ti gbìn wọ́n kalẹ̀ torí kí wọ́n má di máa le máa lo gbogbo ẹ̀

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran àwọn ìbàdé lórí fóònù torí àwọn ìbàdé mi ń bẹ tó jẹ bí kò dẹ̀ sí bí yẹn ṣe máa ṣe àbí kíyàn ṣe wọ́n lórí fóònù. Torí ẹni tí yẹn bá fẹ́ ṣe ìbàdé yẹn pe lú ẹ. Bọ́ya ẹni náà ọdẹ wà ní ibi tó jìnnà. Ìwọ ní láti ṣe ìpadé yẹn lórí fóònù. Tí mo bá di bá ara mi nínú irú àkókò yìí àbí wákàtí, kò dẹ̀ sí bí mo ṣe máa ṣe ju kí n de ṣe ìpàdé náà lórí fóònù lọ torí tí eeyan bá ti se ìpàdé náà, gbogbo nǹkan tí eeyan fẹ́ o ní kíyàn ṣe ìpadé dáadáa. Tí a bá ti ṣe ìpadé yẹn lórí fóònù yẹn báyìí, tooo, o ̀tí ìkọjá nìyẹn. Ẹbí ká dẹ̀ ṣe ǹkan mi torí ìpadé lórí fóònù jíṣẹ́ pé ìgbà mii gan eeyan fẹ́ràn kó dẹ̀ ṣe ìpadé lórí fóònù ju kó dẹ̀ ìpàdé pẹ̀lú àwọn èèyàn tí wọ́n ríra wọn lọ. Mo máa fẹ́ran ìpadé lórí fóònù.

Ẹ̀mi gaskia kò dẹ̀ sí bí mo dẹ̀ kí ń ṣe ń ṣe ìdúnadàrú. Gbogbo bó bá ṣe wá fún mi bẹ́ẹ̀ ni mo sì máa ń ṣe torí àwọn nǹkan tó dẹ̀ ṣe pàtàkì ní ayé lásìkò tawa yìí ká ti tó ní àkókò ilé ayé ti awa yìí kò dẹ̀ yẹ kí a máa fi àwọn nǹkan pàtàkì pàtàkì ṣeré, kò dẹ̀ yẹ kí a máa fi àwọn nǹkan pàtàkì yẹn kò dẹ̀ mọ nǹkan tó dẹ̀ dáa kí èèyàn fi ṣe. So mo máa ń ṣe ìdúnadàra gbogbo bó bá ṣe wá fún mi bẹ́ẹ̀ ni mo máa ń ṣe torí nǹkan pàtàkì ló ń ṣe kókó ní ilé ayé. Kì í ṣe pé nǹkan ojú òde ṣe pàtàkì dáadáa. So mo máa ń fi gbogbo ọpọlọ mi ṣe àwọn ìdúnadàra yẹn dáadáa ni mo máa ń farabalẹ̀ kí ń le sí mí.

Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé. Ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà mo máa ń ka ìwé, èmi kì í ṣe bí mo dẹ̀ fẹ́ràn kí ka ìwé yẹn ni. Ìwé tí mo ti ka láti ìgbà tí mo wà ní kékeré, mo dẹ̀ nígan mọ́ lé, ní pé mo máa ń rántí dáadáa níìsín. So mo dẹ̀ fẹ́ràn kí n máa ka ìwé yẹn dáadáa. Mo dẹ̀ kí n fi ìwé kíkà yẹn ṣeré torí ìwé kíkà, ǹkan ni tó dẹ̀ ṣe pàtàkì dáadáa. Ǹkan ni tó dẹ̀ ni pàtàkì tí ó dẹ̀ yẹ kí ènìyàn máa ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀. So bí ìwé kíkà ṣe wà fún mi yẹn, mo dẹ̀ fẹ́ràn ìwé kíkà dáadáa. So mo dẹ̀ kí n ṣeré bẹ́ẹ̀ bẹ́ẹ̀. So kì í ṣe pé nǹkan tí mo lè ṣe ní gbogbo ìgbà ni. Ṣùgbọ́n mo lẹ̀ gbọ́ táwon eyàn ni ó dẹ̀ dá kí ènìyàn máa ka ìwé dáadáa.

Bí mo ṣe máa ń lọ sí ilé ìwòsàn ni pé tí mo bá ti ri bí mi òdẹ̀ ẹ ní àlàáfíà, ohun nǹkan tó dẹ́ku ni pé kí eyan lọ sí ilé ìwòsàn. Tor ilé ìwòsàn tó dẹ́ ọ wá ní àdúgbò wa báyìí tọ̀r kí i ṣe pé nǹkan tí èèyàn le ṣe ré pẹ̀lú ẹ̀, nítorí èèyàn ní láti ní káàdì. Tó bá dé ẹ ní káàdì, wà á lọ sí káàdì pẹ̀lú orúkọ rẹ. Tó bá ti sí káàdì báyìí, wà á lọ to line. Wà á dúró lórí line ni tọ̀. Tó bá tètè, tó bá tètè lọ báyìí, line máa gbọ́ yẹn àwon èèyàn máa pọ̀ níbẹ̀ ni, so lílọ ní kùtùkùtù, nǹkan tó dẹ́ ṣe pàtàkì ni. Tó bá ti lọ ní kùtùkùtù báyìí, wà á lọ gba, wà á lọ kí wọ́n ṣe nǹkan tó ye kí wọ́n ṣe fún ẹ. Bí mo ṣe máa ń ṣe nìyẹn, mòdẹ̀ kí ń ṣe ré pẹ̀lu e rara.

Bí mò ń ṣe má mọ̀ pé ìṣẹ́ ti tó ni pé tó bá ti rẹ̀ mí báyìí, tó bá ti rẹ̀ mí, "ẹhẹn, mo ti mọ̀ pé tọ̀. Ìṣẹ́ tí mò ń ṣe yìí ó ti tó báyẹn o". Bí mò ń ṣe má mọ́ níyen torí, à, kí ṣe nǹkan tí èèyàn lè fi máa ṣeré o. Ìṣẹ́ yẹn kì í ṣe nǹkan tó bá ti rẹ̀ yẹn báyìí, iṣẹ́ náà gan ò le ní máa ṣe dáadáa. So tí mo bá ti rí pé ó ti ń rẹ̀ mí báyìí, mo ti mọ̀ pé tọ̀. Ìṣẹ́ tí mò ń ṣe fún ọjọ́ náà ó ti tó. Torí tí mo bá dẹ̀ ní gan kí ń dẹ̀ máa ṣe iṣẹ́ náà lọ. Boyá mi ò dé lé, ráyé tí mo n ṣiṣe náà dáadáa. So níwákàtí yẹn ni báyìí mo máa ti mọ̀ pé tọ̀. Ìṣẹ́ tí mò ń ṣe báyìí o, iṣẹ́ náà ti tó kí ń dẹ̀ sì mí láti iṣẹ́ náà máa fílẹ̀ báyẹn. Bí wọ́n ṣe máa ń ṣe ènìyàn.

Ah, èmi ò mí o dẹ̀ kí ń ná owó sara dáadáa o torí owó tí mo n na, owó tí mo rí kii ṣe owó tó pọ̀ ni. To, owó yẹn gbogbo ẹ̀ gan níbi oúnjẹ ló máa ń ti ń lọ. Kì í ṣe owó pàtàkì kan ni. Èmi kọ́ ni láti máa ṣe àwọn nǹkan pẹ̀lẹ̀pẹ̀lẹ̀ ni. Èmi kọ́ ni láti máa ṣe àwọn nǹkan jẹ́jẹ́jẹ́jẹ́ ni. Tó bí gbogbo àwọn nǹkan yìí ṣe wá fún mi nìyẹn, mio dẹ̀ kí ń ṣe débé lo àwọn nǹkan yìí. So àwọn nǹkan tó dè ṣe pàtàkì ni àwọn nǹkan tó dẹ yẹ kí n ṣe ni. So bí wọ́n ṣe máa ń ṣe àwọn nǹkan yìí nìyẹn, owó tó dẹ́ ẹ ṣe pàtàkì ni. So mo dẹ̀ kí ń fi awon owó mi ṣe ri. Mio dẹ̀ kí ń ná owó mi ní ibi tí ó dẹ yẹ kí n na máa ń ná gbogbo ẹ̀ dáadáa ni.

Oṣù tí wón bí mi sí ni oṣù April. Óun ni wón de bí mi sí. So oṣù náà nìyẹn bí ọmọ ńǹkan ṣe wà ní oṣù wa nìyẹn. So oṣù tí wón bí mi sí nìyẹn oṣù tí wón, tí wón tún máa ń ṣe ọjọ́ ìbí mi nìyẹn. Oṣù yìí ó de wa nínú àwọn oṣù tó dẹ̀ dà. So oṣù náà ó dẹ̀ ṣe pàtàkì dáadáa bí oṣù náà ṣe wà nìyẹn. Osu daadaa ni àwọn ènìyàn tí wón bi lósù náà, n máa rí wọn bi wón máa ńi yí yáyìí ni. Àwọn ènìyàn tí wón bá bí sí oṣù náà. So èmi náà oṣù tí wón bí mi sí nìyẹn.

Tọ́ emi, ìmọ̀ràn tí mo máa ń fun, ènítí òye kio se nǹkan lásìkò ni pé ṣíṣe nǹkan lásìkò kì í ṣe nǹkan tí eeyan ni. Ìyẹ kó máa ṣe bẹ́ẹ̀ lú ẹ. Ó yẹ kí èèyàn máa ṣe àwọn nǹkan lásìkò. Àwọn nǹkan tó dẹ́ ṣe pàtàkì ásìkò ló yẹ kí èèyàn máa ṣe wọ́n sí. Kò yẹ kí a máa fi wọ́n ṣeré. So, nǹkan tó bá ti máa fin ṣé àwọn nǹkan tó dẹ́ ṣe pàtàkì lásìkò nìyẹn. So, mi ò dẹ́ kí n fi wọ́n ṣeré rárá. Mò dẹ́ fẹ́ràn kí mo máa ń sọ fún èèyàn pé, tọ́ kí ó dẹ́ yẹ kó máa ṣe nǹkan lásìkò? Torí tí ọ bá ṣe nǹkan lásìkò, nǹkan ó máa ń bàjẹ́ ni. Àwọn nǹkan mìí nbẹ́ to jẹ pé tí èèyàn o bá ti ṣe wọ́n lásìkò, wọ́n máa ń bàjẹ́ láti sẹ̀ ni So, ṣíṣe nǹkan lásìkò kì í ṣe nǹkan tó yẹ kí eeyan máa fi ṣeré ni. And ó dẹ́ wà pàtàkì dáadáa kí ènìyàn máa ṣe àwọn nǹkan lásìkò.

To ibi tí mo máa ń tí ni ìdákẹ́jojuwe pé yàrá mi, yàrá mi fún máa ń dákẹ́ dáadáa ni. Àn, mo dẹ̀ fẹ́ran kí màá, mo dẹ̀ fẹ́ran kí àwọn nǹkan máa dákẹ́. So, ǹkan tó ba tí mo dẹ̀ kí n fi ibẹ̀ sílẹ̀ nìyẹn tí mo bá ti lọ. Torí ẹ̀mí nìkan ni wọ́n máa ń gbé níbẹ̀, ẹ̀mí nìkan ni wọ́n máa ń gbé ní yàrá náà so wọ́n máa ń dákẹ́ dáadáa. Ko de ṣi eni tó bá máa wá dáa mú ni, ẹ̀mí nìkan ni wọ́n máa ń ṣí, nǹkan ni wọ́n máa ń ṣí, àwọn nǹkan tó dẹ̀ se pàtàkì níbẹ̀. So bó ṣe wà fún mi ni niyen mo dé kí n ṣeré pẹ̀lú e rárá. Gbogbo, ibẹ̀ lomáa ń dákẹ́ so wọ́n máa ráyè sùn dáadáa láìní ǹkan tó máa dá mí láàmú.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́, a lè ní ìbáṣepọ̀ tó dẹ̀ dá. Ìbáṣepọ̀ wa kì í ṣe nǹkan tí ẹni lè fi máa ṣeré torí olórí iṣẹ́ ni èèyàn tó jẹ́ pé nǹkan tó dẹ̀ ṣe dáadáa ni. So ko dẹ̀ lè ki n máa ṣeré torí olórí iṣẹ́ náà máa ń ṣe nǹkan tó dẹ̀ yẹ kí olórí iṣẹ́ máa ṣe. Kò dẹ́ kí n ṣeré pẹ̀lú ẹ̀. Ǹkan tó fà tí ìbáṣepọ̀ wa tó dẹ̀ dára níyẹ̀n Ẹ̀mí sì ní pé kò dẹ́ kí n fi iṣẹ́ mi ṣeré. So gbogbo ẹ̀ni tí ó bá fẹ́ kí n fi máa bi iṣẹ́ rẹ̀ ṣeré. Dandan ni kí wọ́n dẹ̀ ní ìbáṣepọ̀ tó dẹ̀ dáa pẹ̀lú olórí iṣẹ́. Wọ́n dẹ̀ máa wọn aṣẹ lásìkò, wọ́n dẹ̀ máa ń ṣe àwọn iṣẹ́ mi tó dẹ̀ bó ṣe yẹ kí n ṣe wọ́n. So bí ǹkan náà ṣe wà nìyẹn.

Àwọn aládùúgbò wa, bí wọ́n ṣe wà bẹ́ẹ̀ náà ni wón ṣe wà. Awon eeyan pàtàkì ni, awon eeyan gidi ni awon tọ̀ dẹ̀ je kí eeyan máa ṣe nǹkan pelu wọn ni. Ṣùgbọ́n pé gan, kí í ṣe gbogbo won ni àwọn eniyan gidi torí, awon eniyan ti won máa ń ṣe nǹkan tí kò da wọn dẹ̀ pọ̀ ní àdúgbò náà tọ́. Ṣùgbọ́n báwo ni eniyan o se ṣe? Àdúgbò nìkan tí ẹnìyàn ní nìyẹn, wọn dẹ̀ ní àdúgbò tó dẹ̀ ju yẹn lọ. So, ẹniyan ni láti máa ṣe gbogbo àwọn nǹkan bẹ̀lẹ̀bẹ̀lẹ̀ ni, torí pé wọn dẹ̀ ń gbádùn àdúgbò náà ni, wọn dẹ̀ ń ṣàdúrà ni. Ti Olohun bá tí síná aisiki fún mi kí n dè fi àdúgbò náà sílẹ̀. Kí í ṣe àdúgbò tí ẹnìyàn le ní èniyàn lẹ̀ máa gbé dáadáa ni. So, mo dẹ̀ fẹ́ fi àdúgbò náà sílẹ̀ dáadáa.

Bí mo ṣe máa ń darí àwọn òṣìṣẹ́ mi pé mo máa ń darí wọ́n sí iṣẹ́ tó yẹ kí wọ́n ṣe torí àwọn òṣìṣẹ́ mi wọn ò jẹ́, wọn ò jẹ́ kí wọ́n máa ṣiṣẹ́ àfi tí ẹni ẹran bá fi ojú sí wọn. Tí ẹyàn bá ń mú ojú tó wọn ni wọn dè lè máa ṣiṣẹ́ dáadáa. So bí mo ṣe máa ń darí wọn ni wọ́. Èyí sì ni ódè yẹ kí a máa bu àwọn òṣìṣẹ́ lórí. Í ṣe pé kálàdí wọ́n nìkan ni a máa fi fún wọn ní àwọn nǹkan. Nígbà tí ó jẹ́ pé ó da kí a máa fún àwọn òṣìṣẹ́. So bí mo ṣe máa ń darí wọn ni mo máa ń darí wọ́n sí àwọn nǹkan tó dẹ kí ó ṣe pàtàkì dáadáa. Mo máa ń darí wọ́n kí wọ́n ṣiṣẹ́ dáadáa. Mi ò dẹ́ kí n ṣeré pẹ̀lú àwọn nǹkan tó dẹ́yé kí eyàn máa kọ wọ́n àwọn nǹkan pàtàkì dáadáa. Mi ò jẹ́ kí n ṣeré pẹ̀lú wọn rárá.

Ah! Oúnjẹ oríṣiríṣi ni wọ́n máa ń ṣe ní ọjọ́ àjọ̀dún nìyẹn. Torí ọjọ́ àjọ̀dún, ọjọ́ ni kí kaluku fẹ́ràn. Ọjọ́ ni kí kaluku dẹ̀ kí n fi ṣeré. Ǹkan tó pa, tí kaluku fi fẹ́ràn ọjọ́ náà nìyẹn. Ọjọ́ ni tó dẹ̀ jẹ́ bí ọjọ́ tó dẹ̀ ṣe pàtàkì dáadáa ni tí kaluku fẹ́ràn. Èmi gan bí mo ṣe wáyi mi dẹ̀ kí n fi ọjọ́ náà ṣeré. Mo dẹ̀ fẹ́ràn ọjọ́ náà gidi gan-an. Torí èèyàn án dẹ̀ jẹ, èèyàn dẹ̀ mu. Kò dẹ̀ sí irú oúnjẹ tí mo dẹ̀ kí n sè ní ọjọ́ àjọ̀dún yẹn. Torí tí ènìyàn bá ní ó máa ṣe oúnjẹ, tí kaluku bá ní ó máa ṣe rice, ǹkan tí àwọn ènìyàn mọ̀ bí gbogbo ilé máa ń ṣe ìrẹsì lọ́jọ́ náà ni. So ǹkan tó pa tí àwọn ènìyàn máa ń fi ṣe oúnjẹ oríṣiríṣi nìyẹn.

Bí mo ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi ni pé tí mo bá ti dé láti ibi iṣẹ́ báyìí, mo máa ti dé láti ibi iṣẹ́ a máa wà pẹ̀lú wọn ní gbogbo ìgbà. Bí mo ṣe máa ń lo àkókò pẹ̀lú wọn ni. Gbogbo ìgbà tí mo bá ti dé láti ibi iṣẹ́ báyìí a dẹ máa wà pẹ̀lú wọn ni. A dẹ máa ń ṣe àwọn nǹkan tó lè ṣe pàtàkì, àwọn nǹkan tó yẹ kí wọn ṣe. So bí mo ṣe máa ń lo àkókò pẹ̀lú wọn ni ìrọ̀lẹ́ wọn tí mo bá ti lọ kí wọn tí mo padà wá, a máa jọ ṣe àwàdà ká máa jọ ṣeré pẹ̀lú wọn ní ìrọ̀lẹ́ wọn tí di ìgbà tí kálukú máa lọ. Bí mo ṣe máa ń lo àkókò pẹ̀lú wọn ni yen. Òfúù bá ká máa ṣe àwọn nǹkan tó lè ṣe pàtàkì pẹ̀lú wọn.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìròyìn níbi iṣẹ́. Gbogbo eyin ọ̀sẹ̀ ni Kálúkú má a kọ ìròyìn níbi iṣẹ́. So mo máa ń koròyìn níbi iṣẹ́ lẹ́yìn ọ̀sẹ̀ torí bí wọ́n ṣe ṣe ńkan iṣẹ́ wa nìyẹn. Tí ẹ̀yin ọ̀sẹ̀ bá ti báwá yìí, Kálúkú máa kọ ìròyìn iṣẹ́ tó dẹ̀ ṣe ní ọ̀sẹ̀ yẹn. So báa ń ṣe máa ń kọ gbogbo àwọn ìròyìn yẹn nìyẹn. Kií ṣe ǹkan táa maa ń fi ń ṣeré rara ni, a máa ń kọ wọ́n dáadáa. So bí gbogbo àwọn ǹkan náà ṣe rí niyen, gbogbo òṣìṣẹ́ máa kọ ìròyìn níbi iṣẹ́ tó dẹ̀ ṣe pàtàkì. Torí eeyẹn láti sọ ìròyìn ohun gbogbo ǹkan tó dẹ̀ ṣe ní ọ̀sẹ̀ náà, ǹkan to fa táa máa fi n kọ ìròyìn yẹn níbi iṣẹ́ náà nyen.

Bẹ́ẹ̀ni mo máa ń wọ ago ọwọ́, mo dẹ̀ fẹ́ràn ago ọwọ́ gidi gan. T'éèyàn bá ti ẹ̀, b'éèyàn bá fẹ́ bùn mi ní nǹkan, kó dẹ̀ ra ago ọwọ́ fún mi torí ago ọwọ́ nǹkan tí mo fẹ́ràn gidi gan ni Nǹkan tí mo dẹ̀ ki ń fi ń ṣeré ni, mo dẹ̀ fẹ́ràn kí n máa lo ọwọ́, ago ọwọ́ yẹn torí ago ọwọ́ ó dẹ̀ dáa dáadáa, ó dẹ̀ máa ń yáyì l'ọ́wọ́ mi, nǹkan tó fàá tí mo fi fẹ́ràn kí n máa wọ ago ọwọ́ yẹn gidi gan nìyẹn. Mo dẹ̀ kí ń fi ago ọwọ́ ṣeré rárá. Mo fẹ́ràn ago ọwọ́ gan. Bí mo ṣe wà yí, mo dẹ̀ ní ago ọwọ́ méjì nílé, mo máa ń wọ̀ wọ́n l'ójoojúmọ́ ni. Tó bá fẹ́ jáde báyìí, nǹkan tí mo máa ń kọ́kọ́ ṣe ni kí n dẹ̀ wọ ago ọwọ́ mi sọ́wọ́ torí mo fẹ́ran ago ọwọ́ dáadáa. Èmi ènìyàn tó jẹ́ pé, mo máa ń fẹ́ràn ago ọwọ́ gidi gan.

Àwọn nǹkan tí mo máa ń tán kì í ṣe, kì í ṣe nǹkan tó dẹ́ pọ̀ dáadáa ni, kì í ṣe nǹkan tó dẹ́ lọ ìyapa tàbí tó pọ̀ gidi gan ni. Nǹkan máa ń tán wọn nítorí mo dẹ̀ ní ànfààní fún wọn. Tó nǹkan tí mo máa ń tán yẹn kò jẹ́ ju bí mẹ́fà lọ. Àmọ́, gbogbo ìgbà tí mo máa ń tán wọn, gbogbo wọn, mo máa ń tán wọn lálẹ́ ni. Torí alẹ́ ni mo máa ń lo gbogbo wọn. Tó nǹkan náà ò dẹ́ ju márùn-ún sí mẹ́fà lọ. Àwọn nǹkan tí mo máa ń tán yìí, àní tí mo bá ti tán wọn lálẹ́ báyìí, ó ti tó. Tí mo bá ti fi, tí wọ́n bá ti fi wọ́n ṣe, gbogbo nǹkan tí mo bá fẹ́ ṣe tí wọ́n bá ti fi wọ́n ṣe tán, mo máa fi wọ́n lẹ̀ bàá yẹn ni. So bí mo ṣe máa ń tán gbogbo àwọn nǹkan náà nìyẹn. Mo máa make sure sí mo tán wọn dáadáa. A lè tán wọn sí àsìkò tí óyẹ kì ń tán wọn.

Kíkọjá omi nínú ọkọ̀ ojú omi nǹkan tẹ́ẹ̀ yẹ́n láti ṣọ́ra dáadáa nítorí kìí ṣe ǹkan tí ẹni ti máa ṣe rí. Ọjọ́ tí mo gùn ọkọ̀ ojú omi mi, à, èmi ń ṣe ṣàdúrà kí ń tún gùn ọkọ̀ ojú omi yẹn wò torí mi ò gbádùn àti gùn rárá. Kìí ṣe ǹkan tí ẹni le máa fi ṣe rí ni ọkọ̀ ojú omi. Kò, kò dẹ́rì kí ẹ máa fọkọ ojú omi ṣeré o. Èèyàn láti ní, èèyàn láti jókòó dáadáa nítorí kò dẹ́wà safe rarà. Bí mo ṣe wá yìí gan, mi ò lè gbàdúrà kí n tún gùn ọkọ̀ ojú omi yẹn torí kìí ṣe ǹkan tó dẹ́rà ìsìn láti máa gùn ọkọ̀ ojú omi. Èèyàn ní láti ṣọ́ra dáadáa. Kìí ṣe ǹkan tí ẹni le fi ṣeré ni. So ọkọ̀ ojú omi yẹn bó ṣe wà níyẹn. Èèyàn ní láti ṣọ́ra gidi gan níbi tí eyan bá ti fẹ́ máa gùn ọkọ̀ ojú omi yẹn.

Tọ, ohun tí mo máa ń mu tí ara mi fi yá jù láì pẹ́ o ni, mo máa ń lè ṣọ pé mo dẹ̀ mu àwọn nǹkan tó dẹ́ dára àwọn nǹkan tó yẹ kí n mu àti tára mi ọ bá ti yá bá ìjù, mo máa gbé wá òògùn tó máa jẹ́ kí ara mi yá, tó bá dẹ́ ti ra òògùn yẹn, màá ma jẹun dáadáa torí ara mi jẹ́ nídìí oúnjẹ yẹn, mo dẹ̀ kí n jẹ oúnjẹ yẹn kí nǹkan ba lè ṣe pàtàkì dáadáa. So oúnjẹ yẹn, ohun tó dẹ́ ṣe pàtàkì ni, ohun tó dẹ́ yẹ kí n jẹ ni. So bí oúnjẹ náà ṣe wà nìyẹn, mi ò dẹ́ kí n fi oúnjẹ náà ṣe eré rárá. Mo bá ti jẹun, mo máa lògùn torí nǹkan méjì-méjì ni àwọn nǹkan tí wọ́n máa ń jẹ́ kí ara mi yá láì pẹ́ ni ni wọn bá ti ń ṣe nǹkan méjì torí ohun kan tó bá dà mí láàmú, wọn máa jẹ́ kí ara mi yá láì pẹ́

Ohun tó yàn mí lẹ́nu mi pé, ìgbà kan nbe ti ọ́rẹ́ mi kan sọ fún mi pé, o dé ti fi ilé ọkọ rẹ̀ sílè. So kiní yen, o dé yàn mí lẹ́nnu dáadáa. Oriírí o dé pé ẹni náà o le fi ilé ọkọ silè ki a ki a bá yẹn. So kiní yen nkan to sẹ́ pé o dé yàn mí lẹ́nnu gidi gan ni. O yàn mí lẹ́nnu dáadáa. So nkan to sẹ́lẹ̀ ni yẹn. Ẹni náà o dé ti ilé ọkọ rẹ̀ sílè. Àní nkan to sẹ́lẹ̀ ni ẹ. Tí mo bá dẹ́ ni, nkan náà kò dé yàn mí lẹ́nnu, mo dẹ́ paro ni. Oriírí nkan náà o yàn mí lẹ́nnu dáadáa. Nítorí gbogbo bí wọ́n se máa ń se kó tó fii ọkùnrin náà, wọ́n máa ń se nǹkan dáadáa. So ojó kan wọ́n bá gbẹ mi, wọ́n sọ fún mi pé, ààwọ̀ o ti fi ilé ọkọ rẹ̀ sílè o. So ọ̀rọ̀ yen o dé yà mí lẹ́nnu dáadáa gan ni.

Bẹ́ẹ̀ni, mo dẹ̀ ní ẹ̀tọ́ láti fi iṣẹ́ mi lẹ̀ fún ẹlòmíràn torí ìgbà míì n bẹ tó jẹ pé èèyàn máa ní kíní kan tó dẹ́ wá very important tí èèyàn fẹ́ máa ṣe. Kíní tó dẹ́ ní pàtàkì tó teeyan ba ti niṣẹ́ lọ́wọ́ e, ó lè fi iṣẹ́ rẹ̀ sílẹ̀ fún ẹlòmíràn kí ẹni náà kó dẹ̀ ba ṣiṣẹ́ yẹn torí ìgbà míì n bẹ tó jẹ pé èèyàn láti lọ ṣe nǹkan tó dẹ́ wà pàtàkì tó, nígbà yẹn, èèyàn ní láti fi iṣẹ́ rẹ̀ sílẹ̀ fún ẹlòmíràn ni. So, èmi bí mo ṣe wá yìí, mo dẹ̀ ní ẹ̀tọ́ kí n dè fi iṣẹ́ mi lẹ̀ fún ẹlòmíràn kó dẹ̀ báyin ṣe tí mo bá fẹ́ lọ ṣe nǹkan. So bí ìnù yín náà ṣe wà níyẹn, mo dẹ̀ ní, mo dẹ̀ ní ẹ̀tọ́ yẹn. Àbí gbogbo ìgbà tí mo bá fẹ́ fi iṣẹ́ mi lẹ̀ fún ẹnìkan kí n dè lọ ṣe nǹkan mii, iru igbà yẹn mo máa n fiṣẹ́ náà sílẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tí ó lérò fún ìlera dáadáa torí nǹkan tó dẹ̀ ṣì pàtàkì ni àti pé nǹkan tó dẹ̀ dá kí wọn máa jẹ ni. Ǹkan tó pa tí mo jẹ kí ń fi irú oúnjẹ náà ṣeré ni wọ́n máa ń jẹ irú oúnjẹ náà dáadáa. Mo sì fẹ́ràn kí n máa jẹ irú oúnjẹ náà. So mi dẹ̀ kí ń ṣeré bẹ́ẹ̀ lórí oúnjẹ tó bá ní ẹ̀rọ̀ fún ìlera. So oúnjẹ tó tẹ̀ dá kí èèyàn máa jẹ níyẹn torí tí èèyàn bá jẹ lọ, àwọn dókítà máa sọ fún wọn pé kí èèyàn máa jẹ oúnjẹ tó dẹ̀ lérò fún ìlera dáadáa torí nǹkan tí ara èèyàn sì bùkátà dáadáa ni. So jíjẹ oúnjẹ náà dẹ̀ sì pàtàkì dáadáa. Ǹjẹ́ kí èèyàn máa jẹ oúnjẹ náà kí wọ́n máa sì jíjẹ oúnjẹ náà ṣeré. So bá ń ṣe máa ń ṣe nìyẹn. Tí a bá ti gbọ́ pé nípa oúnjẹ tó dẹ̀ ní ìlera fún èèyàn, a dẹ̀ kí ń ṣeré pẹ̀lú irú oúnjẹ yẹn.

Kò dẹ́ tí nǹkan tí mo lè ṣe tí kò bá sí iná fún ọ̀sẹ̀ kan. Sí láìsí iná fún ọ̀sẹ̀ kan kì í ṣe nǹkan tó dẹ́ wà tuntun ní ibi tá wa ń gbé torí ìgbà mí gan, ìgbà kan bẹ́e ta ti ẹ sí bí ọ̀sẹ̀ mẹ́ta tí kò dẹ́ sí iná. Ǹkan tó kan máa ń fún wa ní wàhálà ni pé, à dẹ́ kín máa rómi, ṣùgbọ́n láti ẹ̀yìn omi yẹn kò dẹ́ sí ǹkan tó máa ń fún wa wàhálà. Torí ìgbà wo gan ni iná ṣẹṣẹ délẹ̀ dáadáa níbi tá wa kì í ṣe kò dẹ́ pẹ́ náà. So kì í ṣe ǹkan tó dẹ́ wà tuntun lọ́dọ̀ wa. A kan máa continue pẹ̀lú ìgbési ayé wa ni tí kò bá sí iná fún ọ̀sẹ̀ kan. So ǹkan méjì yẹn nìkan ló máa ń fún wa ní ìdààmú dáadáa. Àdẹ́ ni máa rómi and fóònù wa ìgbà mí, àdẹ́ ni máa rí charge táa máa fi charge fóònù wa. So ǹkan méjèèjì yi nìkan ni ó máa ń fún wa ní dáàmú ta bá jẹ́ ṣẹ ní iná fún ọ̀sẹ̀ kan.

Kínìkan tí mo máa ń lò ní ojoojúmọ́, òun dẹ̀ ni fóònù mi, mo máa ń lo fóònù mi dáadáa, kò dẹ̀ sí ọjọ́ tí mo dẹ̀ kin lo fóònù mi, so fóònù yẹn ni ọ̀un tí mo mọ̀ pé mo máa ń lò ó ní ojoojúmọ́ tí mio dẹ̀ kín fíì ṣeré, so bí nǹkan náà ṣe wà níyen, mio dẹ̀ kín ṣeré pẹ̀lú fóònù mi rárá. Mo máa ń lo fóònù mi nìkan, òun dẹ̀ ni nǹkan tí mo mọ̀ pé mo máa ń lò lójoojúmọ́, fóònù mi yẹn, mo máa ń lo fóònù mi dáadáa, mo máa ń lo fóònù mi ní ojoojúmọ́, mi ò dẹ̀ kín ṣeré pẹ̀lú ẹ̀ rárá, mo dẹ̀ fẹ́ràn kí n máa lò ó dáadáa, so bí fóònù náà ṣe wà fún mi yẹn, mo dẹ̀ fẹ́ràn fóònù mi dáadáa, mo máa ń lò ó, mi ò dẹ̀ kín fíì ṣeré torí nǹkan tó dẹ̀ ṣe pàtàkì fún mi ni fóònù yẹn, so bó ṣe wà fún mi yẹn bí mo ṣe fẹ́ fóònù náà mi.

Ẹran tí a ń tọ nílí, òuynje ni ẹran ewúrẹ́, a ń tọ ewúrẹ́ nílé wa dáadáa. Ẹran ewúrẹ́ yẹn, òunje ni nǹkan tí a ń tọ, nǹkan tí a ń dee ló. Torí ohun bi won ṣe wà ní ẹwúrẹ́ yẹn ló máa ń bímọ dáadáa. Torí teeyan bá ti yera méjì báyìí, keeyan tó mọ awon ewúrẹ́ yẹn lo máa bí àwọn ọmọ tó. Torí bá ti fẹ́ràn kí a máa fẹ́ ewúrẹ́ ènìyàn, kí wọ́n kí máa bù wọ́n dáadáa. Torí wọ́n máa ń bímọ gidi. Wọ́n ni ẹwúrẹ́ tó ryen, wọ́n máa ń bímọ gan, wọ́n máa ń bímọ dáadáa. Torí nǹkan nàa ṣẹ wa nìyẹn. Ǹkan tí a bá ti máa fi, tí a ń fi tọ ẹran náà nìyẹn. Ohun nìkan náà ni. Ọ̀pọ̀ tó ní àwọn adìẹ iṣẹ́, ṣùgbọ́n ewúrẹ́ ni àwọn ni wọ́n dẹ́kùn jù dáadáa nílé wa.

Bí wọ́n ṣe máa ń kojú ohun bígbóná ni pé wọ́n máa ń jókòó sí inú ibi-iṣẹ́ ni. Tí wọ́n bá ti wà ní iṣẹ́ báyìí, gbogbo ọjọ́ tí ohun bígbóná bá wà, mi ò dẹ̀ kí n jáde. Ǹjẹ́ nǹkan tí mo máa ń ṣe nìkan ni pé mo máa ń make sure pé mo dẹ̀, mo máa ń sure pé mo dẹ̀ lọ síí kí n lè jókòó sínú ilé. Torí mi ò dẹ̀ kí ń fẹ́ jáde. Tí mo bá tẹ̀ jáde níbí, bóyá mo dẹ̀ fẹ́ lọ síí, mo dẹ̀ fẹ́ lọ kírun. Tí mo bá ti lọ kírun báyìí tán, mo máa padà lọ sínú offices ni kí n lọ jókòó torí AC ó máa wà nínú ọ́fíísì ni. Torí tí AC bá sì wà níbẹ̀, orun yẹn kò dẹ̀ kí ń dá mí láàmú rara. To bí nǹkan náà ń ṣe wà fún mi nìyẹn, bí wọ́n ṣe máa ń ṣe nǹkan náà nìyẹn, mi ò dẹ̀ kí ń ṣe débẹ̀ ló nǹkan náà dáadáa.

Kí ni ìrántí ìgbà ọmọdé mi tí mo máa ń ráńtí ni? Áìsikirimù kan ń bẹ tá a máa lọ ń mú. A! Mi ò lè fẹ́ràn áìsikirimù yẹn dáadáa torí áìsikirimù yẹn ó dẹ́ dun tó pé kò lè ṣí bí ènìyàn ṣe máa ṣe bàgbé bí áìsikirimù yẹn ṣe wà. So áìsikirimù yẹn ò dẹ́ ni kan ìrántí ìgbà tí mo wà lọ́mọdé tí mo máa ń ráńtí. Mo dẹ̀ fẹ́ràn kí máa mu áìsikirimù yẹn dáadáa torí gbogbo ìgbà tí mo bá dẹ̀ ti jẹ áìsikirimù báyìí, mo máa ń ráńtí ìgbà tí mo wà lọ́mọdé mi torí áìsikirimù yẹn, áìsikirimù yẹn ó dẹ́ dun jù ni gan ni. Torí dòní gan ibi tí wọ́n ti ń ta áìsikirimù yẹn, wọ́n ń ta áìsikirimù bẹ́ẹ̀. So kíkọ́ bá ti wá ti fẹ́ràn áìsikirimù náà ni. Mi ò dẹ̀ fẹ́ràn áìsikirimù náà dáadáa. Mo dẹ̀ fẹ́ràn kí ń màá mú, mi ò tẹ̀ kí-- torí bẹ́ẹ̀ mo lè lè mu áìsikirimù náà. Mo fẹ́ràn kí n màá mu áìsikirimù náà dáadáa.

Ka òótọ́ ni pé èmi ò dẹ́ kí ń lo èròjà dáadáa. So mi ò dè lè rántí ìgbà tí mo lo èròjà kányìn àbí ibi tí mo ti ra èròjà náà torí ohun tó jẹ́ pé mi ò jẹ́ kí ń lòó dáadáa ni and mi ò jẹ́ fẹ́ràn kí má lo èròjà náà, nǹkan tó fà tí mi ò dè kí n rà nìyẹn. So mi ò dè lè rántí gan ìgbà tí mo rà, mo dè lè rántí ìgbà tí mo rà èròjà yẹn kányìn torí nǹkan tó ti pẹ́ tí mo ti rà ni ó ti pẹ́ dááda tí mo ti rà èròjà ni so bí èròjà yẹn ó ṣe wà níyẹn, mi ò jẹ́ kí ń ṣeré pẹ̀lú ẹ̀ rárá. Mo ti mọ̀ bí kiní náà ṣe ń ṣe, mo ti mọ̀ bí kiní náà ṣe wà. So ó ti pẹ́ tí mo ti ra èròjà.

Ibi tó dẹ̀ yìí padà lójú mi ni inú ìlú tàwá torí i gómìnà kan ń bẹ tó gun oyè. Ìgbà tí gómìnà yẹn gún oyè ó dẹ̀ ṣiṣẹ́ dáadáa tó iṣẹ́ tí gómìnà yẹn ṣe ló jẹ́ kí ìlú náà kó dẹ̀ yìí padà fún mi. Kó dẹ̀ ti yìí padà fún mi dáadáa tó mo ò dẹ̀ mọ bí kiní náà ṣe wà. Kiní tó dẹ̀ yìí padà dáadáa ni, kiní tí mo lè ṣe ni to mi ò dẹ̀ mọ bí ǹkan náà ṣe ṣẹlẹ̀ ṣùgbọ́n gómìnà yẹn ó dẹ̀ ṣiṣẹ́ dáadáa torí ibẹ̀ ó dẹ̀ ti ń yí padà dáadáa. Ẹni tó bá ti tó bí ọdún méjì tí ó ti lọ sí ìlú yẹn kò dẹ̀ le dá ọ̀nà mọ dáadáa, ẹni náà ó lè, ó dẹ̀ lè sọnù. So ibi tó dẹ̀ ti ń padà fún mi ni yẹn, ọ̀nà yẹn ó dẹ̀ ti ń padà.

Kini ó máa ń yí padà dáadáa ní àkókò kan dáadáa, torí ní àkókò òjò yẹn káa ní àkókò òjò yẹn, àgbádì àgbàgbé kò dè kí ń mú ìyàn ra dàjà rara torí àwọn nǹkan tó máa ń wà níbẹ̀ kì í ṣe àwọn nǹkan tí èèyàn lè fẹ́ e àbí nǹkan tí èèyàn lè fi sọ́kàn ni nínú àwọn àkókò yẹn. So, bí kiní náà ṣe wà ni pé, èèyàn ní láti ṣe nǹkan náà pẹ̀lẹ̀pẹ̀lẹ̀ torí mi ò dẹ́ fẹ́ràn bí àgbàdì wa ṣe máa ń rí nínú òjò. Ṣùgbọ́n nínú ẹ̀rùn, nínú ẹ̀rùn kò lè kí ń rí bákan dáadáa. Ṣùgbọ́n nínú òjò, ó máa ń rí bákan torí èmi ṣiní mo dẹ́ fẹ́ràn inú òjò dáadáa ṣùgbọ́n àgbàdì wa bó ṣe máa ń rí nínú òjò yẹn kì í ṣe nǹkan tí mo fẹ́ràn rárá ni. Mi ò lè fẹ́ràn rẹ̀ rárárárá bó ṣe máa ń rí.

Bi mo ṣe máa ń jí ní òwúrọ̀ ni pé kí n tó sùn, mo máa fi àláàmù yẹn sí i. So tí mo bá ti fi àláàmù yẹn sí i, àláàmù yẹn ló máa ń jí mi, àláàmù yẹn ló máa ń jí mi ní àárọ̀. So bí mo ṣe máa ń ṣe nìyẹn, bí mo ṣe máa ń ṣe iṣẹ́ òwúrọ̀ yẹn ni, bí mo ṣe máa ń jí ní òwúrọ̀ nìyẹn. Mi ò dẹ̀ kí n fi e kinì mi ṣere. So mi ò dẹ̀ fẹ́ràn ẹ̀ báyẹn. Tí mo bá ti set àláàmù tí òwúrọ̀ yẹn bá ti ṣí, àláàmù yẹn ló máa ń jí mi. Torí tí mo bá, tí mo bá dẹ̀ fi àláàmù yẹn sí, ahan mi ò dẹ̀ kí ń jí o. Mi ò jẹ̀, mi, mi, mi ò dẹ̀ lé, late lọ ibi iṣẹ́ and mi ò dẹ̀ ní kírun lásìkò. So nǹkan tó ba tí mo máa ń fi ṣe àláàmù yẹn sí nìyẹn, kí àláàmù yẹn kó jẹ̀ jí mi ní òwúrọ̀ kùtùkùtù. So bó ṣe wà fún mi nìyẹn.

Bí ọ̀nà ṣe rí láti ẹnu ọ̀nà dé adogbo mi, bó ṣe rí ni bí mo ṣe ṣàlàyé tẹ́lẹ̀ pé ọ̀nà ilé wa àti àdúgbò wa kìí ṣe nkan tó dẹ̀ dada da so. Kì sí bí èyàn lè rí àwọn nkan tó dẹ̀ lè pàdà ṣe dáadáa ni. Ǹkan tí ẹ́yàn ma rí ni, ẹ́yàn ma rí àwọn èèyàn tó jókòó àti pé ẹ́yàn ma rí àwọn carpenter. Torí àwọn carpenter wọn dẹ̀ gbọ́ dáadáa ní àdúgbò wa. Tí èyàn bá ti rí àwọn carpenter àti ohun tí ẹ́yàn ma gbọ́ ni, wá ìgboro ni ẹ́yàn ma gbọ́ pé wọ́n dẹ̀ n kọ orin. Ìbo mi èyàn ma gbọ́ pé àwọn èyàn nṣe iṣẹ́. Àwọn nkan tí ẹ́n ma n rí, ẹ́n ma n gbọ́ ni ọ̀nà mi de apapọ ọ̀nà mi, ẹ́n ma rí àwọn carpenter, ẹ́n ma rí àwọn èèyàn, ẹ́n ma rí àwọn tó n ta ẹ̀pà àti bẹskẹ́. Àwọn nkan báyẹn báyẹn lo máa rí ní ọ̀nà.

Ẹ̀rọ tuntun nǹkan tó dẹ̀ dáa ni, gbogbo ilé-iṣẹ́ ó dẹ̀ ẹ kí wọ́n máa mú ẹ̀rọ tuntun náà. Tí ilé-iṣẹ́ bá ti gbọ́ pé ẹ̀rọ tuntun ti jáde, ó dé ẹ kí wọ́n yí gbogbo àwọn ẹ̀rọ tẹ́lẹ̀ sí ẹ̀rọ tuntun yẹn torí ẹ̀rọ tuntun nǹkan tó dẹ̀ dáa ni nǹkan tó dẹ yẹ kí gbogbo ilé-iṣẹ́ ní ni. Torí ẹ̀rọ tuntun yẹn ó máa ń jẹ́ kí iṣẹ́ ó máa yí iṣẹ́ padà dáadáa. Ìṣe tí ènìyàn bá máa ṣe ní ilé bóyá àkókò mẹ́ta tẹ́lẹ̀, tí ènìyàn bá ń ti lò ẹ̀rọ tuntun yẹn lè máa ṣe irú iṣẹ́ yẹn ní àkókò méjì torí iṣẹ́ ẹ̀rọ tuntun ṣe rí nìyẹn. Ìṣẹ́ tó sì jẹ́ pé iṣẹ́ ó máa ṣe iṣẹ́ yẹn dáadáa, ó sì tún máa ṣe iṣẹ́ yẹn kó dẹ̀ dára yá torí ẹ̀rọ tuntun yẹn kì í ṣe, tí èèyàn lè fi máa ṣeré lára rárá ni.

Tọ, omi ńlá tí mo ti rí ni òní, òní tó dé wà ní ibi ọ̀nà, ọ̀nà áyi Ọ̀nà tó dé wà ní, ìlú tó dé wà ní ẹ̀yìn ìlú wa. Omi kan bẹ́mbẹ́ tó dé, tó bí dáadáa. Òní, omi tí mo lè rí bẹ́ẹ̀ lóju mi tó dé tó bí. Láti ìgbà tí mo ti wá sáyé torí omi yen ó dé tóbi jidi gan ni. Kì í ṣe omi tí ẹyan le fi ṣeré o. Ó dé tóbi gan, ó tóbi dáadáa. So kí ṣe, eh kí ṣe kaluku ló máa ń lọ bí omi yẹn? Torí tó bá mọ bí wọn ṣe máa ń wẹ̀, ah! Omi yen ó dè le gbé èyàn lọ oò. So ài moye awon eyan ti omi yen tí gbé lọ torí omi yen kì í ṣe omi kékeré ni rárá. Omi tó dé pọ̀ dáadáa ni ó ti gbé àwọn ènìyàn oríṣìíríṣìí lọ. Bí omi yen ṣe wà, ó ti gbé àwọn èyan oríṣìíríṣìí lọ.

Bẹ́ẹ̀ni kò dè sí ènìyàn tí kò de kí n máa ní ìpàdàbọ̀ ń ṣe ń dàgbà. Ǹkan tó dẹ́ jẹ́ ni pé kì í ṣe kalukú ló dẹ̀ ní làákàì. Ṣùgbọ́n kalukú gbogbo ènìyàn, gbogbo ènìyàn tó ń bá ń dàgbà, ènìyàn náà máa ń ní ìpàdà. Torí bí ǹkan náà ṣe wà nìyẹn. Kò dè sí ẹni tó máa ń pé kò le kí n yìpàdà bó ń ṣe ń dàgbà. Kalukú máa ń yìpàdà bó ń ṣe ń dàgbà ni. Torí bí ǹkan náà ṣe wà nìyẹn. Ṣùgbọ́n kì í ṣe kalukú ló dẹ̀ ní làákàì. Àwọn elòmíì ń bẹ tọ́jé pé wọ́n ò dẹ̀ ní làákàì rárá. So bí àwọn ǹkan náà ṣe wà nìyẹn. Bí àwọn ǹkan náà ṣe máa ń rí nìyẹn. Àwọn olórí ń bẹ tọ́jú pé wọ́n ò dẹ̀ ní làákàì rárá. Torí bí àwọn ènìyàn yẹn kì í ṣe àwọn ènìyàn tí wọ́n lè fi ṣeré rárá ni. Torí bọ̀, ṣùgbọ́n kalukú máa ń yípàdà. Làákàì t'èèyàn bá ń dàgbà, wọ́n máa ń ní ìpàdà.

Nǹkan tó dẹ́ dára tẹ́lẹ̀ tí kò de dára níìsín, òun dẹ́ni bí awon èniyan se máa ń sọ̀rọ̀ tẹ́lẹ̀, torí tẹ́lẹ̀ ìgbà yen tí kò de ṣí fóònù, àwọn èniyàn máa ń sọ̀rọ̀ dáadáa, àwọn ènìyàn máa ń jókòó kí wọ́n bá ara wọn sọ̀rọ̀ dáadáa, ṣùgbọ́n níìsín tí fóònù dé wá, àwọn ènìyàn wọ́n de kí i sọ̀rọ̀ dáadáa, ìgbà mìí gan waa wá bá awon èeyàn tí wọ́n jókòó, kaluku kan n tẹ́ fóònùẹ ni, so nǹkan tí kò de dára níìsínyi nìyẹn, to dè ṣì dára tẹ́lẹ̀ torí bí èeyàn se n máa ń ṣe tẹ́lẹ̀, bi won se máa ń jókòó tí wọ́n máa sọ̀rọ̀ tí wọ́n máa ṣe faájì nì tẹ́lẹ̀, nǹkan to dè dára dáadáa ni, ṣùgbọ́n níìsínyi kìí ṣe nǹkan tàa de gbe ni, ó dè dára tí ènìyàn máa ń ṣe gidi gan ni kò lè dára dáadáa nǹkan náà rárárárá.

Oòrùn dáadáa ni o máa ń run tí wọ́n bá ń ṣe oúnjẹ nílé wa torí à, àwọn èèyàn tó máa ń ṣe oúnjẹ nílé wa wọ́n dẹ̀ mọ oúnjẹ ṣe dáadáa torí tí wọ́n bá ṣe oúnjẹ fún àlejò báyìí, kò dẹ sí àlejò tó máa wá sílé wa kó wá jẹun tí ò dẹ ní sọ pé Oúnjẹ náà dùn torí láti ojú ọ̀nà gan kó tó wọlé, ìwọ́ àti máa rí pé, à, oúnjẹ tí wọ́n ń ṣe níbí, oúnjẹ tó dẹ̀ dáa ni, oúnjẹ tó dẹ̀ ṣe pàtàkì ni. So bi wọ́n ṣe máa ń ṣe àwọn oúnjẹ náà nìyẹn. Torí wọ́n dẹ̀ mọ oúnjẹ ṣe dáadáa, gbogbo àwọn nǹkan tó jẹ́, tó máa ń jẹ́ kí oúnjẹ ṣe dáadáa, gbogbo ẹ̀ ni wọ́n máa ń lò kí wọ́n fi ṣe oúnjẹ yẹn. So, ǹkan to fa tí èèyàn lè fi máa gbádùn oúnjẹ náà niyẹn, gbogbo àlejò tó bá wá, kò lè sí bí àlejò ṣe máa wá ilé yẹn tó máa ní oun kò dẹ gbádùn oúnjẹ. Rárá o, kò dẹ sí bí ǹkan náà ṣe máa ṣe lẹ̀. So oúnjẹ tí wọ́n máa ń sè níbẹ̀, oúnjẹ tó dẹ̀ dùn, tó dẹ̀ dára dáadáa ni oúnjẹ náà. Òun ni oúnjẹ tí kaluku fẹ́ran kan máa jẹ ni.

Bí mo ṣe máa ń ra òun ní orí ẹ̀rọ ayélujára ni pé mo máa ń, mo bá ti rí ǹkan tí mo fẹ́, mo máa bá ẹni tó ń tà á sọ̀rọ̀ bí tọ́. Mo dẹ̀ fẹ́ kíní bá yọ, àwọn náà, àwọn náà ó sì mọ̀ torí iṣẹ́ wọn ni. Tó bá ti bá wọn sọ̀rọ̀, wọ́n máa wá ǹkan tó fẹ́ rà yẹn, wọ́n máa fún ẹ ko dẹ̀ rà. And, tó bá ti rà á, o máa gba ǹkan rẹ, gbogbo bí tó bá wà, wọ́n máa gbé wá fún ẹ. So, bí mo ṣe máa ra ǹkan ní orí ẹ̀rọ ayélujára nìyẹn. Ṣùgbọ́n kì í ṣe gbogbo ní mo máa ń ra ǹkan bẹ́ẹ̀. Àwọn ǹkan mi tí mo máa ń tà níbẹ̀ kò dẹ́ kí ń ṣe ǹkan dáadáa. So, mo dẹ̀ fẹ́ràn tí bá fẹ́ ra ǹkan kí ń dẹ́ lọ ra ní ṣọ́ọ̀bù torí àwọn ènìyàn tó máa ń tà ǹkan ní orí ẹ̀rọ ayélujára yẹn kò dẹ́ kí ń ṣe àwọn ǹkan mi dáadáa.

Ah! Fún àwọn ti n tọ́jú oúnjẹ ni ilé, nkan to dẹ̀ ṣe pàtàkì ni. Nítorí títọ́jú oúnjẹ kìí ṣe nkan ti èèyàn lè máa fi ṣe eré o, oúnjẹ, ko dẹ̀ yẹ kí èèyàn máa fi oúnjẹ ṣeré so gbogbo nkan tó bá ti jẹ́ pé tóunjẹ ni, wọ́n má n tọ́jú ẹ̀ dada ni ilé wa, wọn ò dẹ̀ ki n fi títọ́jú ẹ̀ ṣeré. Èyí tó bá yẹ kí wọn gbé pamọ́ ṣí ibi tí àwọn nkan mi ò dẹ̀ kí wọn gùn, wọ́n ma gbé pamọ́ síbẹ̀. Etọ bá yẹ kí wọn dé dada, wọ́n ma dé dada. Èyí tó bá ti yẹ kí wọn palẹ̀ mọ́ ẹ̀, kí wọn gbé sínú sítọ̀, torí náà wọ́n ma palẹ̀ mọ́ ẹ̀ kí wọn gbé sínú sítọ̀. So, wọ́n má n tọ́jú nkan tí èèyàn má n jẹ dada, nítorí àwọn nkan mi bẹ tó jẹ́ pé, tí wọ́n bá wọ inú oúnjẹ tí ẹ bá ń jẹ báyì, kò dẹ̀ ki n ṣe nkan tó yọ dára. So, wọ́n má n tọ́jú oúnjẹ náà dada. Wọn ò dẹ̀ ki n ṣe eré pẹ̀lú títọ́jú oúnjẹ, nítorí títọ́jú oúnjẹ, nkan tó dẹ̀ ṣe pàtàkì dada ni.

Mímu, àgbálùmọ́ kì í ṣe ǹkan tí kaluku máa ń mu ni, ṣùgbọ́n ẹ̀mi bi mó ṣe wàyí, mi ò dẹ́ fẹ́ràn kí n máa mu àgbálùmọ́ tán. Ṣùgbọ́n àgbálùmọ́ tí wọ́n máa ń gbé wá ibi tá wa wà yìí, wọ́n ò dẹ́ kí ń dùn dáadáa. Àgbálùmọ́ tí mo máa ń rí ní ìsàlẹ̀, àwọn àgbálùmọ́ yẹn ni àgbálùmọ́ tó máa ń dùn gidi gan. So tí mo bá ti rí àgbálùmọ́ tí wọ́n gbé wá láti ìsàlẹ̀, mo máa n mu àgbálùmọ́ yi dáadáa toh. Ṣùgbọ́n àgbálùmọ́ ta máa ń rí níbi tá wa wà yìí, àwọn àgbálùmọ́ yẹn ó kan, ó kan wà bí wọ́n ṣe rí ni. Wọn ò dẹ́ kí ń ṣe àwọn àgbálùmọ́ tó máa ń dùn gidi gan. So àgbálùmọ́ ta tó dẹ́ wà ní ibi tá wa ń gbé, mi ò dẹ́ kí ń mu ju méjì lọ. Ṣùgbọ́n tí mo bá rí àgbálùmọ́ tí wọ́n máa ń gbé wá láti ìsàlẹ̀, irú àgbálùmọ́ yẹn ni mọ́ máa ń mu dáadáa, mọ́ máa ń mu gidi gan ni.

Àá, lérò mi o. Ǹkan tí àṣeyọrí ní ni bí gbogbo ǹkan tí ènìyàn bá ti ṣe dáadáa, gbogbo ǹkan tí ènìyàn bá fún ní ètó ẹ̀ tí ènìyàn ṣe, bó ṣe yẹ kí ènìyàn ṣe, gbogbo irú ǹkan yẹn, òun dẹ̀ ni ǹkan tí wọ́n ń pè ní àṣeyọrí. Èmi sì nìyí, mí ò lè kí n ṣe débẹ̀ lórí gbogbo ǹkan tí ènìyàn bá mọ̀, tí wọ́n bá dẹ̀ ni pé, tọ́ kíní yí o, kíní tí wọ́n mọ̀ pé àṣeyọrí la dẹ̀ pè kíní yí. O kì í ṣe ǹkan tí ènìyàn lè fi ṣeré ni. Ó dẹ̀ yẹ kí ènìyàn ṣe kíní náà dáadáa, o bí mo ṣe máa wà pẹ̀lú àwọn ǹkan àṣeyọrí nìyẹn. Gbogbo ǹkan tí wọ́n bá ti pé àṣeyọrí ni, mi ò lè kí n ṣeré pẹ̀lú ẹ Mo máa lo kíní náà dáadáa inú náà dáadáa. Torí bí ǹkan àṣeyọrí ṣe wà fún ènìyàn, mi ò lè kí n ṣeré pẹ̀lú ẹ Mo máa ń ṣe gbogbo àwọn ǹkan àṣeyọrí yẹn dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ nígbà mí. Gbogbó ìgbà ti iṣẹ́ bá ti pọ̀ báyìí, nígbà yí mo máa ń ṣe ìgbéjáde torí, èyàn láti ṣe nǹkan tó jẹ́ ohun pàtàkì níbi iṣẹ́. Then kí èèyan máa fi iṣẹ́ ṣeré. So, èyí tó jẹ́ ohun pàtàkì dáadáa, ó dẹ́ yẹ kí wọn ṣe kí wọn máa fi ṣeré. So, nǹkan tó fa tí mo máa ń fi ṣe ìgbéjáde nìyẹn. Tí iṣẹ́ bá ti pọ̀ báyìí, mo máa gbéjáde kí n dẹ lọ ṣe tokù nílé. So, ìgbéjáde iṣẹ́ kì í ṣe pé kì í ṣe nǹkan tí ó dà but, kì í ṣe gbogbo ìgbà lẹ́yàn Ó yẹ́ kí èniyàn máa gbé iṣẹ́ jáde láti ibi iṣẹ́. Igba mi ń bẹ̀ tò jẹ wipé tí ẹ̀yin bá ti ṣiṣẹ́ tán kó dẹ́ pé iyóòkú lẹ̀ sí ibi iṣẹ́, kó dẹ́ lọ sílé kó bá le sinmi dáadáa. Ṣùgbọ́n àwọn igba mi ń bẹ̀ to jẹ́ pé iṣẹ́ yẹn, eniyan need láti parí wọn. So, irú ìṣe báyẹn, mo máa ń ṣe ìgbéjáde irú iṣẹ́ náà lọ sí ilé.

Mi ò de mọ̀ kankan nípa ìlú tó máa n sọ̀rọ̀ rárá ṣùgbọ́n àwọn ìlú kan nbe to pẹ̀ tí èèyàn bá lù wọ́n, tí èèyàn bá sì mọ bi wọ́n ṣe máa ń lu àwọn ìlú yẹn, àwọn ìlú yẹn wọ́n máa ń ṣe dáadáa. So irú ìlú yẹn nìkan ni mo mọ̀, kì í ṣe gbogbo ìlú ni mo mọ̀. Àwọn èyi tó máa n sọ̀rọ̀ yẹn, a de kí n rí irú ìlú yẹn dáadáa ní ibi táa wà. So àwọn ìlú tó dẹ̀ ṣe pàtàkì, àwọn ni èèyàn máa ń wá torí nínú kí ì ṣe gbogbo ìgbéyàwó ni wọ́n máa ń l lu ìlú. Àwọn ìgbéyàwó mii n be to je wipe wọ́n dẹ̀ kí ń lu ìlú fún irú àwọn ìgbéyàwó yẹn. So kì í ṣe gbogbo ìgbéyàwó ni èèyàn máa ń lo ìlú fún. Àwọn èyi tó ye kí èèyàn lo ìlú fún, èèyàn máa ń lo fún wọn. Kì í ṣe gbogbo eniyan ni a lè lo ìlú fún.

Gbogbo máa ń gbéjọ dáadáa nígbà ìsìnkú torí kaluku máa ń para balẹ̀ ni, kaluku máa ń rí wá líbí, kaluku máa ń jáde, àwọn ènìyàn kì í máa ń sọ̀rọ̀, àwọn ènìyàn máa ń ṣe ǹkan tó dẹ̀ yẹ kí wọ́n ṣe. Wari pe wọn ara kaluku máa balẹ̀ torí ìsuku tí wọ́n bá ti kú kì í ṣe ǹkan tí èèyàn lè fi ṣeré o. Ìsuku yẹn ó máa ń ba àwọn ènìyàn lẹ́rù. Àwọn ọmọdé àti àwọn arúgbó wọn ò dẹ́ fẹ́ kí wọ́n kú so, wọn ò dẹ́ kí wọ́n ṣeré gbogbo igba tí wọ́n bá ti gbọ́ pé ẹnìkan kú báyìí. Ìyá wọn máa ń jà níṣọ bí àwọn ǹkan ìsuku yẹn ṣe rí nìyẹn, kì í ṣe ǹkan tí èèyàn lè fi ṣeré rárá ni. Wọ́n ní láti ṣe bẹ́ẹ̀bẹ́ẹ̀lẹ̀ pẹ̀lú gbogbo àwọn ǹkan náà.

Bí kò bá jẹ̀ sí iná, ilé kò jẹ́ kí gbogbo ẹ máa dáa nítorí gbogbo kò dẹ̀ sí ibi tó máa rí ìmọ́lẹ̀ dáadáa tó gbogbo ẹ máa dáa ni. Ìgba yẹn ni gan-an àwọn èèyàn máa ń lọ sùn torí iná yẹn tó bá wà, èèyàn lè fi máa wo fíìmù àbí kí èèyàn máa ṣe nǹkan mi. So nǹkan tó fà tí iná náà le, iná náà fi ní pàtàkì ni wípé kí iná máa wà ní gbogbo ìgbà torí tí àwọn èèyàn bá lè ráyè ṣe nǹkan tó dẹ̀ yẹ kí wọ́n ṣe, kí wọ́n máa wọ̀ran àbí kí wọ́n máa fi iná náà ṣiṣẹ́ tó yẹ kí wọ́n ṣe. Ṣùgbọ́n tí iná bá ti lọ báyìí, ó máa dá gbogbo àwọn nǹkan dúró ni. Àwọn nǹkan tó máa ń ṣiṣẹ́, wọn ò dẹ̀ ní ṣiṣẹ́ mọ́, àwọn tó máa ń wọ̀ran, wọn ò dẹ̀ ní wọ̀ran. So iná yẹn, nǹkan tí wọ́n máa ń fi ṣe nǹkan tó dẹ́ẹ̀pọ̀ ni àwọn ènìyàn kan bẹ́ẹ̀ ṣọ bí i gbígbọn tí wọ́n bá sùn nínú ooru tí wọ́n bá ti mú iná lọ báyìí, tor wọn ò dẹ̀ kí n ráyè sùn, wọ́n máa jinnì bí àwọn nǹkan náà ti wà ni.

Àwọn ohun èlò tó dẹ́ẹ̀ wà ní wá ní ọwọ́ mi lójoojúmọ́ kì í ṣe ohun èlò tí èèyàn lè fi ṣeré. So ohun èlò náà mi ò dẹ̀ kí n ṣeré pẹ̀lú ẹ̀. Mọ́ máa ń jẹ́ kí n dè lo kiní náà bó ṣe yẹ tó kí eeyan màa lọ́ ni. Nítorí kì í ṣe gbogbo àwọn nǹkan èlò yẹn ni wọ́n dẹ̀ ní pàtàkì. So àwọn tó dẹ̀ ní pàtàkì mi ò dẹ̀ kí n fi wọ́n ṣeré. Wọ́n máa ń jẹ́ kí n ṣe nǹkan tó dẹ́ẹ̀ dára pẹ̀lú wọn ni. So bí gbogbo àwọn nǹkan ìlò yẹn ṣe wà nìyẹn, mi ò dẹ̀ kí n ṣeré pẹ̀lú wọn. Wọ́n máa ń ṣe nǹkan tó dẹ́ẹ̀ dára, nǹkan tó dẹ́ẹ̀ yẹ kí n ṣe pẹ̀lú wọn, ọ̀un ni mo máa ń ṣe pẹ̀lú àwọn nǹkan ìlò yìí. So nǹkan èlò tó dẹ́ẹ̀ tó máa wà lọ́wọ́ mi ní ojoojúmọ́ nìyẹn.

Ah! Bí mo ṣe wáyé, èmi ò dẹ̀ lẹ́rọ̀ ti ìgbà tí mo fọ kẹ́yin o. Torí ó ti pẹ́ tí mo ti fọ kẹ́yin, so mi ò dẹ̀ lẹ́rọ̀ ti ìyẹn rárá. Ǹkan tó ti pẹ́ gidigan ni, so kò dẹ̀ sí gan bí màá ṣe máa, bí màá ṣe lé, bí màá lè sì ṣàlàyé ìgbà tí mo fọ ǹkan kẹ́yin. So ǹkan yẹn ó ti pẹ́ gidigan. Mi ò dẹ̀ kí ń ṣe dé pẹ̀lú rẹ̀, mi ò dẹ̀ ti ṣe dé dé pẹ̀lú rẹ̀. So ǹkan tó dẹ́ wà pàtàkì ni ǹkan tí mo ṣe dáadáa ni. So bí ǹkan náà ṣe máa ń ṣe ìyẹn, bí ǹkan náà ṣe wà tó máa ń ṣe ti inú rẹ̀ nìyẹn. So bí mo ṣe ṣe ǹkan náà, bí mo ṣe ṣe ǹkan náà nìyẹn.

Ìgbà tí mo rantí pé ẹ̀mí mi balẹ̀ ni pé ìgbà tí mo rí owó kan ní January. So iṣẹ́ kan mi tí mo ń ṣe ní December, mo dé ṣe iṣẹ́ yẹn. Wọ́n dé san owó mi ní January. Ìgbà tí owó yẹn wọlé, ọkàn mi balẹ̀ dáadáa, ọkàn mi balẹ̀ gidi gan. Mo dè gbádùn bí ọkàn mi ṣe balẹ̀ nígbà tí owó yẹn wọlé torí nǹkan tí mo fẹ́ràn ní inu mí dùn dáadáa. So ọkàn mi balẹ̀ gidi gan ni nígbà tí owó yẹn dé wọlé. So bí nǹkan náà ṣe wà ni, bí nǹkan náà ṣe ṣẹlẹ̀ nìyẹn, ọkàn mi dé balẹ̀ gidi gan. Tọ́ jẹ́ pe mo dé le ṣe àwọn nǹkan, tọ́ dẹ́ ṣe pàtàkì àwọn nǹkan, tọ́ jẹ́ kí n ṣe gbogbo àwọn nǹkan náà, mo dé ṣe wọ́n gidi gan. Nígbà tí mo rí owó yẹn, ọkàn mi balẹ̀ dáadáa, ẹ̀mí mi ó dé balẹ̀ gidi gan an ni.

Wipe video tí mo ń gbé mo dé ṣe bẹ́ẹ̀ lórí. Ìbì tán tó jìnà ni pé ó ti pẹ́ tí mo ti ṣe ipe video yẹn torí èmi, ènìyàn tó mọ pé mí ò lè fẹ́ran kí n má ṣe ìpe video dáadáa àbí tó bá ti ṣe pé kò lè ṣì nǹkan tí mo lè má ṣe torí wákàtí, wákàtí tí mo lò fún ìpe video yẹn mo dé lò bí wákàtí mẹ́f-- mẹ́rin sí márùn-ún báyìí. Mo dé lò wákàtí yẹn, so wákàtí tí mo lò tí mo fi ń pe ìpe video yẹn ni ó dé ti pẹ́ dádá so nǹkan tó fá ti mi ò lè rántí ẹ̀ nìyẹn. Ẹ̀ní mi ṣe mí kí ṣe ẹni tó mọ pé mo dé fẹ́ran kí n má ṣe ìpe video ní gbogbo wàhálà so nǹkan tó fá ti ìpé video náà kò dé ṣe dáadáa nìyẹn. So bí kiní náà ṣe lọ ni bí a ti fi lè sí ibi tó wà nìyẹn.